Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ìgbà mí, mo máa ń fi sí abẹ́ ewé. Ìgbà mí, mo máa ń fún yàn kí wọ́n bá mi dìímú, ìgbà míì fi sínú àpò mi. Ìgbà mí dẹ̀ ré ó lè jẹ́ pé abẹ́ ìbùmumi ni mo máa n fi sí kí ó baà lè má sọnù. Mo kọ́ àsà kan lára àwón èèbó, tí wọ́n bá ti jáde kúrò nínú ilé wọn, wọ́n á wá fi kọ́kọ́rọ́ sábẹ́ òkúta níwájú ilé wọn. Èmi náà bá danwò lọ́jọ́ kan ni mo bá fi kọ́kọ́rọ́ mo fi sábẹ́ òkúta nílé mi. Ọ̀rọ̀ tí mò n sọ yí, ọ̀rọ̀ tí ó pa yàn lẹ́rin ni o. Ìgbà tí n délé tí mo ní kí n ṣí ìlẹ̀kùn àti wọ ilé mi, mo bá wá kọ́kọ́rọ́ tì. Gbogbo òkúta nlẹ̀ẹ́lẹ̀ bá jọra wọn. Mo bá wá kọ́kọ́rọ́ káàkiri. Mo lò tó wákàtí mẹ́ta kí n tó rí kọ́kọ́rọ́ mi Láti ìgbà yèn bâyìí mi ò fi kọ́kọ́rọ́ sábẹ́ òkúta mọ́. Mo bá wò wípé ọ̀nà wo ni mo fẹ́ ma fi tọ́jú kọ́kọ́rọ́ mi kó baà lè má sọnù. Mo bá ní ó da jẹ́ n sóọ́ sínú àpò lọ ibi isẹ́. Ìgbà tí mo dé láti ibi isẹ́, àsé kọ́kọ́rọ́ ti sọnù nínú àpò tí minò mọ̀. Ló bá tún di ibo mo fẹ́ wá kọ́kọ́rọ́ lọ. Mo padà já lẹ̀kùn ilé mi ni ò. Mo bá lọ ṣe kọ́kọ́rọ́ mi Mo tún wá wòó ibo mo tún lè fi kọ́kọ́rọ́ eléyìí náà sí Mo bá ní ó da jẹ́ n ra àpò tí n ma fi kẹ́rù lọ síbi isẹ́ ki n kúkú sọ kọ́kọ́rọ́ mi síbẹ̀ àti ìgbà yẹn báyìí mi ì ní wàhálà pé kọ́kọ́rọ́ sọnù mọ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ọjọ́ yìí, mi ò rántí ọjọ́ náà. Àmọ́ bó ṣe ṣẹlẹ̀, mo ṣe fẹ́ sọ yii. Èmi àti ìyá mi laba lọ sójà láàárọ̀ ní bí ọwọ́ aago mẹ́jọ, ó ń lọ sá aago mẹ́sàn-án. Ìgbà táa dé ọjà, a ti rẹja, a ti rata, a ti ra àwọn oṣé tó fẹ́ tà ní ọjà àti wọn lọ́jọ́ kejì. Gbogbo nkan la ti ra. Labá gbé kẹ̀kẹ́ padà, a gbe lọlé. Ìgbà táa bá délé, bí ìyá ìyá mi ṣe pè mí niyẹn pé, "Ẹ́ pada lọ bá wọn ra ọjà mi ní ọjà o. Pé àá ra ọjà tán." Mo ní, "À! Ọjà wo lótùú kò ta ara tán?" Wọ́n ní, "Àì tí ì ra bàtà, àì tí ì ra aṣọ, àì tí ì ra ìwé. Tábúrò mi yóò mú lọ sùkú tí ó mu lọ ilé ìwé rẹ̀ lọ́la." Mo bá ní, "À! Ó dá, kó sì wàhálà."Nígbà tí mo dáná tán, tó ti ń lọ bí ọwọ́ aago mẹ́rin ní ìrọ̀lẹ́. Ìgbà tó máa di aago mẹ́rin àbọ̀, bimo ṣe gbowó lọ́wọ́ ìyá ìyá mi ni yẹn. Mo bá gba ọ̀nà ọjà lọ. Mo lọ ra bàtà, mo lọ ra aṣọ, mo dẹ̀ lọ ra ìwé. Tábúrò mi yóò mú lọ ilé ìwé rẹ̀ Ìgbà tí mò ń bọ̀, tí mo ní gun ọ̀kadà lọlé, bíjà ṣe ṣẹlẹ̀ níyen o. Báwọn kan ṣe bẹ̀rẹ̀ sí ń yín bọn níyen o. Gbogbo wa bá bẹ̀rẹ̀ sí ń sáré, tá ń sáré, tá ń sáré. Mo ní, "À! Ìbo lògun ti ń bọ̀." Kódà mi mọ̀ igbá ti mo sáré délé. Se rinlẹ́yìn ìgbà yẹn báyìí, mi ò lọ ọjà mọ́. Nísìnyí a máa rán yàn lọ bá wa ra nǹkan lọ́jà.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Bẹ́ẹ̀ni o, mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan. Oúnjẹ náà jẹ asáró. Mi ò fẹ́ràn asáró rárá o. Rárá, rárá mi ò fẹ́ràn asáró. Bo ṣe máa ń rì lẹ́nu, àbí bóyá bi won de ṣé máa ń ṣe ni, mi ò mọ̀ o. Mi o fẹ́ràn e rárá, rárá, rárá, rárá. Ìgbà mí ẹlòmíí a jẹ́ kó ta, áa ti ta jù lẹ́nu. Ẹlòmíì de ni, epo ló máa pọ́n bẹ́ẹ̀ ráẹ. Boya ohun ni ò fẹ́ a jẹ́ ẹ fẹ́ràn ẹ̀ ni o, mi ò mọ̀ o. Àmọ́ ó máa ń rìn mí láya tí n bá ti jẹ. Ko tun wá ṣé yen nìkan, ó tu ni ounje kán tí mi ò fẹ́ràn rárá. Iyẹn ni àmàlà. Mi ò fẹ́ràn àmàlà rárá, rárá, rárá. Ó máa ń rìn mí láya. Tàbí bó de ṣe jẹ pe o dúdú yẹn, boya ohun ló n dẹ́rù bà mi, mi ò mọ̀ o. Àmọ́ mi ò fẹ́ràn àmàlà. Ó máa ń rìn mí láya tí bá jẹ́. Oúnjẹ míì tí mi ò tún fẹ́ràn, tí mo ní ìkórìíra fún gan, òun ni sẹ̀mọ́. A! Mo máa kórìíra sẹ̀mọ́. Mi ò ní ìfẹ́ sẹ̀mọ́ láti bí bàyi dé bẹ́ẹ̀yẹn rárá, rárá, rárá, rárá. Mo rántí ìgbà kan tí ìyá mi ro sẹ̀mọ́ fún wa n lé. Ló bá ṣe sẹ̀mọ́ yìí tán, ló bá di káa jẹ́. Mo ti bu sẹ̀mọ́ ọwọ́ kan mo ti bú sẹ́nu. Mo bú tẹ́lẹ̀ kejì sẹ́nu. Ẹlẹ́ẹ̀kẹta kò bá lè lọ mú. Ló bá di pé àyà ti ń rìn mí, inú ti ń run mí. Kí á ni mo sáré gba ìta lọ, ibẹ̀ ni mo ti bí gbogbo ẹ̀ dànù. Àti ìgbà yẹn báyìí mi ò jẹ sẹ̀mọ́ kankan mọ́.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Nígbà mí mo lè tẹ̀lé ọ̀rẹ́ lọ sí ilé ìjọsìn tiwọn. Ígbà mí dèré, mo lè lọ sí ilé ìjọsìn tèmi. Ígbà mí mo lè tẹ̀lé àǹtí mi lọ sí ilé ìjọsìn tiwọn torí pé kíni, cẹ̀lẹ̀ laǹtí mi. Èmi Mùsùlùmí, ọ̀rẹ́ tèmi Krìstẹ́nì lọ́ n ṣe. Nígbà mí tó bá ní nǹkan tó fẹ́ ṣe ní ilé ìjọsìn tiwọn, mo lè tẹ̀lé e lọ. Ó kan jẹ́ pé mo lè jókòó síta tàbí kí kan máa yọjú inú lé diẹ́ lẹ́ẹ̀kọ̀kan. Ígbà mí dèré tí bá tẹ̀lé àǹtí mi lọ sí ilé ìjọsìn tiwọn, ìta ni mo máa jókòó sí. Mi ò ní wọ bàtà, mo dẹ̀ máa borí mi. Ta báwa lọ sí ilé ìjọsìn tíwa, mo máa borí, mo máa wọ aṣọ de lẹ̀, mi ò ní wọ bàtà, mo máa kírun, mo máa ṣe gbogbo ètò tó yẹ kí ń ṣe kí n tó kúrò nbẹ̀. Mo máa lọ sí ilé ìjọsìn. Yálà ẹ̀gbọ́n ni o, àbúrò ni o, ọ̀rẹ́ ni o, ẹbí ni o, ará ni o, mo máa lọ sí ilé ìjọsìn wọn.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Hn, bátìrì fóònù mi, bóyá tí mi ò bá tẹ fóònù mi, ní bátìrì re yoo fi dúró. Kò de ṣe pé yóò dúró lọ títí o. Àmọ́, iná ò ṣì wà lára rẹ̀ dáadáa ju kí n tẹ̀ lọ. Ìgbà mí dẹ̀re, mo lè pa á pátápátá kó máa ṣiṣẹ́. Ìgbà mí dẹ̀re, mo lè fi sínú iná kí wá fi í lẹ́bẹ̀. Ìgbà mí, ó lè jẹ́ pé mo tẹ̀ díẹ̀ láàárọ̀, mo waa fi bí ya bí wákàtí díẹ̀ sáàrín e kí fi jẹ́ kó sinmi kí tunto tún tẹ̀. Bẹ́ẹ̀, bátìrì yóò dúró dáadáa. Àmọ́ lẹ́nu ijo mẹ́ta yìí, bátìrì fóònù mi ò dá o. Tí bá ti fi lẹ́bẹ̀ aí, kó tó di wákàtí kan, bátìrì rẹ̀ yóò ti lọlẹ̀ díẹ̀. Ìgbà mí tí bá tẹ̀, bátìrì yóò mọ́ jo lọ ráírái, ráírái, ráírái. Ìgbà mí, mo kò lè tẹ̀ díẹ̀, bátìrì a ti lọlẹ̀. Tí bá pana e gan, bátìrì a ṣí lọlẹ̀, ó ti sú mi. Àmọ́ lọ́pọ̀ ìgbà, bátìrì fóònù mi, mo máa ń fi lè. Tí bá ti fi sínú iná, máa wá fi í lẹ́bẹ̀ títí, títí, títí dìgbà tí màá fi tẹ̀ kí tó gbé. Bẹ́ẹ̀ ni, ìgbà mí dẹ̀re, mo lè pana ojú ẹ ki fún yan kó bá mi di mú. Ìyẹn tó máa ṣe pé èmi ò ní tẹ̀. Ó di gba ti bá ti bá tó nílò fóònù mi ni màá tó lọ gbà lọ́wọ́ ẹni náà, ni màá tó tẹ̀.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Tẹ́lẹ̀tẹ́lẹ̀, ètò mi ni pé kí n fi ìparí ọ̀sẹ̀ yẹn, kí n fi sinmi, kí n fi sùn pẹ̀lú gbogbo wàhálà tí mo ti ṣe láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Àmọ́ olórẹ mi kan tó pè mí tó ní òun ní ìnáwó kan tó ń fẹ́ ka jọ lọ. Yẹn ni ọjọ́ ẹtì. Mo ní "à, mo dáa, kò sí wàhálà, màá tẹ̀lé lọ."Ìgbà tó di owó àárọ̀, boya bi ọwọ́ aago mẹ́jọ, ó pè mi. Ó ní òun wà pàdé mi ní ilé mi lọ́wọ́ aago mẹ́wàá. Mo ní ọ dáa pé kí èmi náà lọ wé, kí n fi múra dé ilé títí di aago mẹ́wàá tí ó wá bá mi nílé. Aago mẹ́sàn-án àbọ̀ mo ti múra tán. Ìgbà tó di aago mẹ́wàá lóòótọ́, ó wá bá mi nílé. A dé jọ lọ party oun náà. Gbá ti aa dé ibẹ̀, wọ́n yẹ̀ wá sí, a jẹun, a mu, a jó, a náwó, kódà a tún kó owó wálé. Ìgbà tó máa di bí ọwọ́ aago mẹ́rin, mo ti ta ọ̀rẹ́ mi lomu, mo ti ta ọ̀rẹ́ mi lomu bó pé mò ń lọ lè tèmi o. Tó bá ti ń lọ bí owó aago márùn-ún ló bá ní kò sí wàhálà pé òun náà á tẹ̀lé mi. Mo bá ni ọ dáa. Ìgbà tó tó bí owó aago márùn-ún, ọ̀rẹ́ mi ṣe wá bá mi pé ilé ti yá ọ pé òun rẹ́ ni tí ó gbé wa dé ibì kan ká tó wọ mọ́tò dé ilé. Ẹ̀mì náà bá tètè kó gbogbo ẹrù mi, la bá jọ́n lọ ilé. Ìgbà tá a dé ilé, súkúú rẹ ò fà kẹ́re ọ̀kọ̀, òun náà jẹ́ apẹ́ díẹ̀ lójú ọ̀nà. A lo bí wákàtí mẹ́ta lójú ọ̀nà ká tó dé ilé. Ó ń lọ bí aago mẹ́jọ ká tó dẹ́nú ilé. Lẹ́yìn aago mẹ́jọ yẹn dè, ìgbà tó ń lọ bí aago mẹ́jọ ààbọ̀ bí mo ṣe lọ we ni tè mi niyẹ́n, mo wá jẹ oúnjẹ díẹ̀ tí mo gbé bọ̀ láti ìnáwó. Ìgbà tá a jẹ tán, bí mo ṣe lọ sùn niyẹ́n. Ìgbà tó máa di ọjọ́, ọjọ́ kejì, òrun aláàfíà tí mo sùn mọ́júmọ́. Àlàáfíà ni mo ba ara mi lọ́jọ́ kejì.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí kan ni o nígbà mi. Ìgbà mí dẹ́rẹ̀, Ìrọ̀rí méjì. Bí mo bá ṣe fẹ́ sí i ni. Ìgbà mí tí mo bá rí pé Ìrọ̀rí tí mò ń lò tó jẹ́ eyokan, iṣẹ́ rẹ̀ ò fẹ́ máa ṣe déédé mọ́, ó ti fẹ́ máa romi lọ́rùn ẹ, ó ti ń lọ lè, mo máa lo Ìrọ̀rí méjì. Ìgbà mí tí bá rí pé Ìrọ̀rí méjì gan-an ó ti ń fọ́ mi lórí, màá lo Ìrọ̀rí kan. Ìgbà mí dẹ́rẹ̀ẹ́ tí bá rí pé ẹsẹ̀ mi bí mo ṣe sùn, ó ń ro mi, màá wá lo Ìrọ̀rí kan, màá lò ó sórí, màá wá lo Ìrọ̀rí kejì, ẹsẹ̀ ni màá gbé sí. Bẹ́ẹ̀ ni. Kò sí bí tí ẹ lè fi Ìrọ̀rí yìí sùn, kò sí bí ẹ lè fi sí o. Ẹ lè fi sí bí eyín ẹ, ẹyín yin, ẹ lè fi sí bí orí yin, ẹ lè fi sí bí ẹsẹ̀ yin. Ó fi ń to ara ni, pààpàá jú lọ. Tí ó bá jẹ́ pé orí ibi tí ẹ sùn sí kò da tó, bẹ́ẹ̀ ni. Ẹ lè fi Ìrọ̀rí yìn, ẹ lè fi máa dí gbogbo ibi tí o tẹ̀ yín lọrun bí mo ṣe máa ń lò ó níyen.

Ṣé o ti lọ sóde rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sóde rí dáadáa. Kódà mi lè ka iye òde tí mo ti lọ lọ́dún tó kọjá lọ. Mo ti tẹ̀lé ọ̀rẹ́ mi lọ sí òde ọjọ́ ìbí rí. Mo ti tẹ̀lé àwọn òbí mi lọ sí òde ẹgbẹ́ rí. Bẹ́ẹ̀ni, mo ti lọ kómo rí. Mo ti lọ ìgbéyàwó rí. Mo ti lọ anniversary rí. Kò sóde tí mi o tiì lọ. Kódà òde tí wọ́n o pè mí sí mo ti lọ, àimọ́ iye òde tí wọ́n pè mí sí tí mo ti yà ni mo ti lọ. Mo ti lọ òde à ń gbọ́mọjáde mo ti lọ. Òde à ń fẹ́yàwó kejì mo ti lọ. Kò sí òde tí mo ti lọ. Òkú gan-an mo ti bá wọn dé bẹ̀. Bẹ́ẹ̀ni, kò sóde tí mo ti lọ. Èyí tò wá wù mí tí mo fẹ́ lọ lọ́dún yìí. Ohun ni ìgbéyàwó. Ìgbéyàwó ẹ̀gbọ́n mi kan lókè òkun. Ó ń bọ̀ wá sílé, ó ń bọ̀ wá ṣe òde tí ẹ lo kàn ní ọdún yìí.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù, tó jẹ́ pé ìgbà tí mò ń dàgbà, ó máa ń dá mi lọ́rùn. Àjọ̀dún eégún ni. Kẹ̀dẹ́ wá máa wo. Ọmọ Mùsùlùmí ni mí o, àmọ́ mo máa ń fẹ́ràn bá àwọn eégún yìí ṣe máa ń wọ oríṣiríṣi aṣọ, wọ́n wa máa jó, wọ́n a máa yọ̀, bó ṣe máa ń gbé ẹsẹ̀ tó bá fẹ́ jó tàbí ṣe bó ṣe máa ń mú aṣọ tó jẹ́ pé wọ́n máa po yipo yipo yìí mo fẹ́ sọ ni, ó máa ń dá mi lọ́rùn. Pàápàá jùlọ, mo tún fẹ́ràn tí àwọn èèyàn bá bẹ̀rù wọn, tí àwọn èèyàn bá ń sá fún wọn, ó máa ń dá mi lórùn. Tí bá tú sá fún wọn, màá máa rẹ́rìn-ín, màá tún súnmọ́ wọn, màá tún sá, màá tún máa rẹ́rìn-ín. Mo tún wá fẹ́ràn bá àwọn èèyàn ṣe máa ń pọ̀ lẹ́yìn wọn, bó ṣe máa ń pari orúkọ wọn. Eégún ajẹgbá o, eégún kìníkàn, eégún kìníkàn, màá fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo tún fẹ́ràn àjọ̀dún Kérésìmesì. Ah! Ṣé rí àsìkò yìí, a ní ẹbí wa kan lóke òkun. A ká aṣọ wa, a kó bàtà wá, kò sí ǹkan tí ò kí ń kó wá. Gbogbo wa la máa wọ̀, àma wa ya àwòrán lórisìíríṣìí. Èmi àti èèyàn méjì lè dúró kọ yà tiwa. A sì le è pọ̀ ká kóra wa jọ bí ẹbí ká yà tiwa. Bó bá ṣe wù wọ́n la ṣe ya àwòrán, tó bá di bí ìrọ̀lẹ́ a wà lọ dáná, a jẹun.

Ṣé o máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Kódà nígbà tí mo sì wà ní ilé ìwé, ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tó bá bí wá, orí Íńtánẹ́ẹ̀tì ni ti rí ìdáhùn rẹ̀ tí ń sì kọlẹ̀. Ìgbà mí dèérè, ó lè jẹ́ pé àwọn ọ̀rẹ́ tàbí olùkọ́ tó bá sọ ọ̀rọ̀ kan lédè Gẹ̀ẹ́sì tí mi ò bá mọ̀ ìtumọ̀ rẹ̀, màá lọ wo lórí Íńtánẹ́ẹ̀tì ìtumọ̀ rẹ̀ àti ǹkan tí mo lè lò ó sí, báwo mo ṣe lè sọ, gbogbo rẹ̀ ló wà lórí Íńtánẹ́ẹ̀tì. Ko tó wá ṣe ọ̀rọ̀ ilé ìwé nìkan, kódà ǹkan tó tó ń ṣẹlẹ̀ lágbàáyé èèyàn tún le rí lórí Íńtánẹ́ẹ̀tì tí èèyàn tún kọ́ gbọ́n bẹ́ẹ̀ tàbí àwọn ǹkan tí èèyàn lè lò sí ara. Bẹ́ẹ̀ni, èèyàn tún le wo lórí Íńtánẹ́ẹ̀tì. Ó ní ǹkan tí mo máa ń ṣe, tí bá ti lọ sí ilé ìwòsàn, òògùn tó bá kó fún mi, màá wá yà, màá wá gbé sórí Íńtánẹ́ẹ̀tì, màá wá ní kó sọ fún mi ní ìtumọ̀ ǹkan náà, kí ló wá fún. Á sì sọ, ìgbà mí dèérè, boya ti bá fẹ́ bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀, ín wà lọ sórí Íńtánẹ́ẹ̀tì. Ìn ko àtẹ̀jíṣẹ́ sì, pé ǹkan bàìbàì báa ni o. Íńtánẹ́ẹ̀tì dá o, ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni mo máa ń kọ́ lára Íńtánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni mo máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Ìgbà mí Íńtánẹ́ẹ̀tì máa ń kọ́ mi bí ń ṣe ṣe ǹkan lórí fóònù mi. Ìgbà mí dèérè, Íńtánẹ́ẹ̀tì yóò sọ fún mi pé ǹkan ò dá o, kí má lò. Bẹ́ẹ̀ni, iyen lorí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Nígbà tí a bá ń tajà lọ́wọ́ tí oníbàárà tuntun bá kọ́kọ́ wá, tí a bá di ṣàlàyé fún pé nǹkan báyiì la ń tà, iye báyiì la dẹ̀ ń tà. Tó bá ti ra ọjà wa tán, a lè fún un ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa pé kó pè wá nígbàkúgbà tó bá fẹ́ ra ọjà. Ìgbà mí dẹ̀rí tó bá yẹ pé ọjà tán tà, èyí tó mo fẹ́ rà kò wà lórí igbá, a máa fún ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. A lè gbà ti ọ̀dọ̀ ti ẹ̀. Lái mo yé ìgbà a máa ń gbà ti oníbàárà wa ni. A máa wá pe wọ́n pé ọjà tẹ bẹ̀rẹ̀ níjọ́sín, a ti ni lórí igbá o. Ìgbà wo lẹ máa fẹ́ wá ra lọ́wọ́ wa? Tàbí ká sọ fún oníbàárà wa, a lè pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ká ṣàlàyé fún wọn pé ọjà ti délẹ̀ o, iye báyiì la dẹ̀ ń tà. Tó bá lè wá bá wa ra ọjà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní tó bá jẹ pé ọjà ò sí nílẹ̀, a ní fẹ́ jẹ́ ki awọn oníbàárà kó dààmú wá sí ibi tí a tì ń tajà kó wa máa bẹ̀rẹ̀ ọjà. A máa ń ṣíwájú pé wọ́n. A máa ti pe wọ́n sílẹ̀ pé ọjà báyiì ló wà, ọjà báyiì ò sí. A ní wà lọ́jà ní èní àmọ́ máa wá sọ́jà ní ọ̀la. Ọjà tó wà, iye báyiì ló wà nílẹ̀. Tẹ bá máa rà ẹ má jẹ kó pẹ́ ju kẹ̀ tí wá bá wa rà. Àwa la máa ń pe oníbàárà wa.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ ni mo máa ń gbọ́ podcast. Oríṣiríṣi podcast ló wà. Àwọn podcast mìí, wọ́n máa ń sọ fún wa bí àwọn eeyàn ṣẹ́ le máa rí owó lára ọjà tó bá ń ta. Àwọn podcast mìí, wọ́n máa ń ṣí wa ní ọpọlọ. Wọ́n máa ń sọ bí iriri ayé ṣe rí iyen àwọn podcast mìí. Àwọn podcast mìí, wọ́n máa ń ṣàlàyé fún wa àjọṣepọ̀ tó wà láàárín ọkùnrin àti obìnrin. Àwọn podcast mìí, ó lè jẹ́ pé àjọṣepọ̀ tó wà láàárín ọ̀rẹ́. Àwọn podcast mìí, ó lè jẹ́ àjọṣepọ̀ tó wà láàárín àwọn tí wọ́n jọ d'owo pọ̀. Oríṣiríṣi podcast ni èmi máa ń gbọ́. Podcast tí mo gbọ́ kẹ́yìn òun nípa ọkọ àti ìyàwó. Àwọn méjèèjì ní ìjà. Ọkọ bá kúrò nínú ilé, ìgbà tó máa padà wá lé ìyàwó ti kọ ẹrú kúrò nílé. Gbogbo àwọn tó jọ wá jókòó tó jọ ń ṣe podcast wọ́n á ń bèrè lọ́wọ́ ara wọn pé ṣé bí ìyàwó ṣe kúrò nínú ilé yẹn, ṣé ó tọ́? Ṣé o yẹ? Ìkan ni, kò yẹ o. Àmọ́ ó lè loju nǹkan tó kọ sọ sí ìyàwó tó fi kẹ́rú kúrò nílé. Ìyàwó ẹlòmíràn tún, ẹlòmíràn tún dàhun. Ó ní kẹ́ ẹ lè sọ o. Ó lè jẹ́ pé ìyàwó gan-an fún ara rẹ̀ tí n wa onà tó máa fi kúrò nínú ilé. Ko to di pé ìjà yẹn gan-an ṣẹlẹ̀. Gbogbo nnkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ǹkan tó máa ń sọ lórí podcast. Tóbá àwọn tó bá kóra wọn jọ tóbá ti sọ̀rọ̀ tán lórí podcast, wá wá ju ọ̀rọ̀ sáwà tí à ń gbọ́ nílé pé kílàwá náà lé ro.

Irú fóònù alágbe káwò ni ò ń lò? Fóònù tí mò ń lò orúkọ rẹ ní Samsung. Hmm. Samsung ni orúkọ fóònù tí mò ń lò. Àmọ́ o mo ti lo àwọn fóònù tó dá sí ì. Àwọn fóònù to jẹ́ pé owó rẹ ò pò, àmọ́ iṣẹ́ ẹ pé. Mo ti lo Nokia rí, mo ti lo, mo ti lo Blackberry rí, mo ti lo, irú fóònù mo ti lò, mo ti lo Samsung náà rí. Samsung tó jẹ́ pé orúkọ rẹ a ti yẹ rẹ, ó kéré sí èyí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́. Èyí tí mò ń lò lọ́wọ́ yìí, àǹtí mi ló fún mi. Iṣẹ́ fóònù yìí máa pe o. Kò sí nǹkan tí ẹ lè fi ṣe. Ẹ lè fi pe, ẹ lè fi pe tí ẹ bá pé ẹ máa rẹ́ni náà lórí fóònù yìí, ẹ lè fi pe tí ẹ bá, tí ẹ bá pè ni náà, ẹni kẹta ní yàrá kejì yóò mọ gbọ́ nǹkan tí ẹ ń sọ. Bí fóònù náà ṣe, bí iṣẹ́ rẹ ṣe pé tó náà ní ẹ́. Kódà fóònù yìí tí bá fi, tí bá gbé síbi tí wọ́n ti ń, tí wọ́n ti ń ran àwọn orin, tí ń bá sọ̀rọ̀ báyìí, tó orin bá sọ̀rọ̀ nínú fóònù mi, ẹni tó wà ní yàrá kejì yóò mọ̀ gbó. Ibi tí fóònù yìí dá dé ní.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Rárá o, mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata. Kódà mo kórìí ra e. Táta bá ti pọ̀ jù nú oúnjẹ, èèyàn ò ní mọ adùn oúnjẹ. Gbogbo àkáń ma jà, a máa di bí líle líle lẹ́nu. Èmi ò ṣe o. Iyẹn lọ́tọ̀. Eléèkejì, mo ní ọgbẹ́ inú. Bẹ́ẹ̀ ni, mi lè máa jẹ nǹkan ata torípé kí ni? Ó máa dánú mi ru. Ma a di pé màá máa di ẹ̀gbẹ́ kan mú kí tò jókòó, kí tò sùn. Ìgbà mí dẹ̀rẹ̀ ti bá jẹ nǹkan ata, àya a máa ta mí. A máa dàbí pé wọ́n gbé ẹrù semilaya. Mi ò ṣe o, mi ò jẹ o. Ìgbà mí dẹ̀rẹ̀ ti bá jẹ nǹkan ata, gbogbo ẹnu ló máa máa ta mí, ló máa máa gbóná. Ma di pé màá máa mú omi, omi tí sẹ́ pé ó ti ń dù í, omi tí mo máa ń mu gan ni màá tún máa mu. Mi ò fẹ́ràn ata o. Mo kórìí rẹ̀. Mi ò fẹ́ràn nukan ata rárárárárára ni. Ìgbà mí tí bá jẹ oúnjẹ ata, tí ẹpo tó bá ta jù, màá máa wa mílíìkì olómi, iyan alágolo. Màá máa wá ibi tí màá ti, ibi tí màá ti rà. Ọ̀nà rẹ̀ sì lè jìn. Mi ò jẹ oúnjẹ aláta rárárára. Mo kórìí rẹ̀. Pá pà jú lọ kò dá. Kò dá lára. Kí èèyàn máa jẹ ata jù kò sì ní ǹkan kan tó dá. Tí ẹ bá lọ ilé ìwòsàn pọ̀, àwọn dókítà gan wọ́n máa ń sọ fún wa kí ara máa jẹ ata. Púpọ̀ jù ẹ ò dá lára. Èmi ò ní, mi ò rí àǹfàní kan tó ń ṣe fára o. Kò ní mú jẹ dùn. Gbogbo a kọ, a kọ de àyiàyílẹ́nu ni. Kò ní jẹ́ kí a dùn oúnjẹ kó jáde. Tí èèyàn bá tún jẹ sára náà, a tún máa dààmú ara. Kátápọ̀nù oúnjẹ mi fẹ́ rárára.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Hmm. Ìbéèrè ńlá leeleyi. Ìdojúkọ wà níbi iṣẹ́ mi tó pọ̀. Paapaa júlọ kosi íbi teeyan bá wà tí ò ní ní ìdojúkọ. Ṣẹ̀rí ibi iṣẹ́ mi yẹn, ó làwọn kan tó jẹ́ pé wọ́n ò níífẹ́ mi. Bẹ́ẹ̀ni. Wọ́n á tutọ́ funfun síta. Dudu àwa n nu wọ́n, wọ́n ò níífẹ́ mi rárárárá lati ibi bayi dé ibẹ̀ yẹn. Ìgbà míi tí iṣẹ́ bá pawá pọ̀, tọ́ga bá gbé iṣẹ́ fún wa, ẹni yẹn ló máa jẹ́ fẹ́ jẹ́ pé òun nìkan ló ṣe iṣẹ́ yẹn. Tó bá di pé a fẹ́ lọ gbé fọ́ga padà pé a ti ṣiṣẹ́ tán, a wa máa sọ fọ́ga pé "à, èmi mo ṣe ju ń bẹ." Ohun ò ṣe kankan. Kódà wọ́n á tún fẹ́ máa rẹ ẹ̀ jẹ, owo tó yẹ kó jẹ́ tiwọ àti ẹni náà, a fẹ́ gba ti ẹ mọ́ titi ẹ. Ìyẹn dúró lọ́tọ̀. Àbí iyì tó jẹ pé ó máa parọ́ mọ́yàn níbi iṣẹ́, òun mi fẹ́ sọ ni. Nǹkan tó o ṣe won a lo o ṣe. Ìwé tó o gbe won a ló o gbe. Ọ̀rọ̀ tó o sọ won a ló o sọ. Gbogbo ọ̀nà tan sàa máa fi lè ẹ n bí iṣẹ́, oun lẹni yẹn a máa wà. Àbí eyi tí mo fẹ́ sọ pé tó bá ti bá ti dé sí ibi iṣẹ́ báyìí, kò kí n fẹ́ rí imí mì laatan, kò kí n fẹ́ gbóhùn mi. A máa wò mí bí ń pé mo dagbẹ sára. Hmm. Ẹ̀wo. Ìka pọ̀ níbi iṣẹ́ mi yẹn. Wọn ò níífẹ́ mi rárárárá àti rárá. Ó ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nígbà kan. Ń dà pé lọ́dún tó ti lọ. Kí ni mo ṣe? Mo dé ibi iṣẹ́. Mo pẹ́ díẹ̀ dé ibi iṣẹ́. Èmi ò wá rántí sọ fún wọn pé "à, mo máa pẹ́ díẹ̀ dé ibi iṣẹ́ ní eni." Èmi ti rò pé màá tètè dé ibi iṣẹ́. Amo igbati sunkẹrẹ ọkọ fakẹrẹ ọkọ to dena demi lọna. Kí ni mo fẹ́ ṣe? Mi ṣá lè fò dé ibi iṣẹ́. Ìgbà tí màá ṣá dé ibi iṣẹ́, ọjọ́ ti lọ díẹ̀. Ago mẹ́jọ là á máa n wọnú ibi iṣẹ́. Àmọ́ ìgbà tí màá fi dé ibi iṣẹ́, o ti ń lọ ago mẹ́sàn-án. Mo bá bẹ̀wọ́n pé kan má bínu pé mo pẹ́ dé. Hmm. Bí ẹni yìí ṣe gbàna jẹ níyẹn. Kò sọ̀rọ̀ tí ò sọ. Èmi, èmi pẹ́ dé. Ó dà pé èmi ò mú iṣẹ́ mi lọ́kùnkùndùn. Èmi ò níífẹ́ iṣẹ́ mi i. Mo ti rí iṣẹ́ mii ni ile epo. Tọ́ri ẹ lèmi ṣe pẹ́ dé. Pé ó dáa. Páwon mọ̀ nǹkan táwọn máa ṣe sọ̀rọ̀ mi. Hmm. Bọn ṣe fún mi ní ìwé gbéle pamọ́ fún ìgbà díẹ̀ níyẹn. Sẹri pé alákobá lẹ́ni náà. Bo ṣe kó bámi níbi iṣẹ́ niyẹn. Ọdún yìí ni màá sẹsẹ padà sí ibi iṣẹ́.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Àmọ́ ṣé ọgbà pé ibi tí mo gba àwọn ewé sí tàbí ọgbà àgbàlá mi? Tí ó bá jẹ́ pé ìkan nínú méjèèjì ni, èmi ó máa sọ fún yín pé méjèèjì lè mí ni. Mo ní ọgbà. Ǹkan inú ọgbà ni pé mo gbin ewé oríṣiríṣi ewé síbẹ̀. Bẹ́ẹ̀ ni, mo gbin ewé pupa, mo gbin ewé funfun, mo gbin ewé tó pọ́n rẹ́súrẹ́sú díẹ̀. Àwọn ewé tó jẹ́ pé tẹ bá gbọ́ orun rẹ̀, tẹ bá gbọ́ òrun rẹ̀, ó máa máa rùn, a máa da yín lọ́run. Wọ́n sì ní ọgbà náà tó fẹ̀ dáadáa, tó tó gba ọkọ̀ bí i mẹ́rin sí márùn-ún. Bẹ́ẹ̀ ni, kódà ọgbà mi àwọn èèyàn máa fi ń yọ gan ni. Wọ́n á ni, "Ah! Màda mú, ọgbà yín máa tóbi dáadáa o." Kódà gan an mo ti fi ọgbà mi ṣe ìnáwó rí, mo ti fi ṣe ìgbéyàwó rí. Bẹ́ẹ̀ ni, ọgbà mi tóbi dáadáa.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà tọ́jú ara. Lálákọkọ, oúnjẹ gidi ni mo máa ń jẹ. Mo ti bèèrè lọ wò dókítà mi. Ó sàlàyé fún mi, irú oúnjẹ tí mo lè máa jẹ, àsìkò wo ló yẹ kí n máa jẹ óúnjẹ kan. Ó sì sàlàyé fún mi, àti ìgbà yẹn báyì oloju oríṣiríṣi oúnjẹ tí mo máa ń jẹ. Irú ẹwà, tí wọ́n kín máa jẹ. Wọ́n ní tín bá lè jẹ ní àárọ̀ kín má jẹ lálẹ́ torí ẹwà wọn ni ó ní bí wákàtí méjì kó tó di pé ó délé lára. Pẹ̀lú ìyẹn, mo máa ń jẹ ẹwà ní àárọ̀. Mo lè jẹ ìrẹsì lọ́sàn tàbí kín jẹ ìrẹsì lálẹ́ mó dẹ̀ lè jẹ òkèlè lọ́sàn kí n jẹ ìrẹsì lálẹ́. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀, kín wá fi èso díẹ̀, kín fi kún irú ǹkan bẹ́yẹn oúnjẹ gidi ni. Irú ọ̀nà bẹ́yẹ̀n mo fi ń tọ́jú ara. Lẹ̀lẹ̀ekejì, mo máa ń ra òògùn. Kòi ṣe pé mo kan máa ń rí òògùn, mo máa ra o, rárá o. Dókítà mi ó ti ṣàlàyé fún mi àwọn òògùn tí mo lè máa lò. A dàbí àfikún sórí oúnjẹ tí mo jẹ ni. A máa fún mi ní okun àti agbára. Bẹ́ẹ̀ni irú àwọn òògùn tí mò ń lò nìyen. Iyẹn dúró lọ́tọ̀. Tí n bá wa ní mo tún fẹ́ ṣe oge, ọ̀nà tí mo tún gbà tọ́jú ara mi nìyen. Mo máa bọ́ta, màá mú owó lọ́wọ́ ara mi. Mo máa ra aṣọ, mo máa ra bàtà, mo máa ra irun tàbí kí n ṣe irun. Mo máa ṣe eekánná. Mo máa lọ ra ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ọrùn, ẹ̀gbà etí bẹ́ẹ̀ni. Kódà mo tún lè ra irun ojú mọ́, màá wá múra, màá bọ́ síta. Mo lè ra ǹkan fúnra mi tàbí kí n lọ jẹun níta. Gbogbo ọ̀nà bẹ́yẹn mo màá ń gbà tọ́jú ara. Ó tún ní ǹkankan ta áwọn obìnrin isìń ti wón máa fi ń ṣe oge, ìyẹn ni ìpara. Mo lè ra ti ólómi, mo lè ra ẹ́yi tó kì tó jẹ́ pé oòrun ẹ̀ ò dáa lára. Tí n bá ti fi para làárọ̀ tí mo jáde ti mo lọ ibi iṣẹ́ àbí mo kan jáde mo lọ ra ǹkan, tí n bá máa fi dé padà, gbogbo ara mi a tí máa dán. Ẹni tó bá kọjá lẹ́gbẹ̀ mi gan, tó bá rùn, tí òórùn gidi bá fẹ́ sí, tó bá rí mi gan, á fẹ́ bèèrè, ẹ jọ̀ má, irú ìpara wo lẹ́n lò? Irú ọ̀nà tí mo tún fín gbà tọ́jú ara mi nìyen.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ ni o, mo máa ń ṣe ìpè fídíò dáadáa. Lálá kọ́kọ́, tó bá jẹ́ pé ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ ọ̀nà ẹ̀ jìn, àmọ́ ó wù mí láti rí i sójú, mo máa ṣe ìpè fídíò. Lẹ́lẹ̀ kejì, bóyá mo fẹ́ ra nǹkan àmọ́ ẹni náà ó jìnnà sí mi gan, mo lè ṣe ìpè fídíò. Tàbí ó jẹ́ pé èèyàn kan pè mí, wọ́n á fẹ́ fi nǹkan hàn mí, kò mọ bó ṣe máa fi hàn mí, màá wá pè nípè fídíò pé kó fi hàn mí. Lẹ́ẹ̀lẹ̀ kẹrin, bóyá èmi àtàwọn tá jọ ó ń ṣiṣẹ́ tó bá fẹ́ gbé iṣẹ́ fún mi àbó fẹ́ kí n rí nǹkan tí òun fẹ́ gbé fún mi, mo lè ṣe ìpè fídíò. Oríṣiríṣi ọ̀nà ni ìpè fídíò yẹn fi wúlò. Á tú máa jẹ́ kí nǹkan yéyàn, á jẹ́ kí nǹkan rọrùn fún mi. Ìgbà míì, ó lè jẹ́ pé nǹkan tí mo fẹ́ rà lọ́jà kọ́ lọ bá mi rà, mòá máa wá pè ẹni náà nípè fídíò, màá tọ́ ka ṣí n tí mo fẹ́ ń bẹ̀, bí mo ṣe fẹ́, á dẹ̀ bá mi rà." Òun nìpè fídíò yẹn wà fún. Oríṣiríṣi ọ̀nà ni ìpè fídíò yẹn fi wúlò. Òun lè mí sì fẹ́ràn jù. Mo fẹ́ràn ju kí n pe èèyàn, kí n má ro ojú ē, kí nǹkan máa gbọ́ ohùn torí a à lè sọ, ó lè má j'óun ló ń sọ̀rọ̀, kó jẹ́ pé ẹlòmíì ni. Bẹ́ẹ̀ ni, ìpè fídíò yẹn ó dára lọ́pọ̀lọpọ̀. Á jẹ́ kí nǹkan yé mi, á jẹ́ kí nǹkan rọrùn. Mi ǹ ní ṣe wàhálà a pé nǹkan tí mo fẹ́, nǹkan ni mo gbà.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Hhm. Ìgbà tí mo kẹ́yìn sunkún, mi máa rún, mi má lè rántí. Àmọ́ o ní ìgbà kan tí mo sunkún. Ah! Mo sun ẹkún. Kódà, mo sì ń sun ẹkún yẹn sí ara. Àmọ́ omi lè lerí, lójú mi ní ọdún tó lọ lon, mo pàdánù èèyàn kan tí mo nífẹ̀ẹ́ sí. Bẹ́ẹ̀ ni. Ẹni yìí, àìsàn kan ló ṣe. Ó ṣe, ó ń lọ bí ọdún márùn-ún. Ọdún mẹ́ta gan-an sí márùn-ún la àìsàn fi ṣe. Mo sùn lọ́jọ́ kan, ṣàdédé na wá jí mi. Tọ́ ni, ah! Ẹniọ̀la. Ẹni yìí máa ti kú o. Mo pariwo, mo sun ẹkún. Mo sun ẹkún débi wípé mi ìmọ̀ gba tó mi, omi kan yà lójú mi ni. Bẹ́ẹ̀ ni. Wọ́n tún rẹ mi lẹ́kun. Wọ́n ní kí n má sunkún mọ́. Mo tún lọ wá ǹkan ṣe. Gbà tí mo tún dájókòó, mo tún ṣe bẹ̀rẹ̀ ẹkún niyẹn. Mo sun, sun, sun, sun, sun. Kódà, ẹ̀mí mi fẹ́ gbé mi náà lpamọ́. Ọjọ́ díẹ̀ lẹ́yìn ìgbà yẹn, mo tún dájókòó. Mo wá ronú lọ. Mo ronú kan ẹni tó papò dá, mo tún bẹ̀rẹ̀ ẹkún. Ẹkún yìí máa pọ̀ o. Kódà, àwọn àbúrò mi dìde tì mí. Wọn ṣaà ń gba mi pé, ọmọ yìí ò dẹ̀ ṣe sùúrù. Má máa fi ẹkún pa rẹ. Mo sun ẹkún yẹn. Kódà, gbogbo àyà, etí, ara, gbogbo ẹ lọ bẹ̀rẹ̀ sí ní dùn mí.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Rárá o, àyàfi tí ẹ̀yàn kan bá dánú bí mi lórí pé mo ti ń wa ọkọ̀, àfi ẹnìkan. Èmi ò fẹ́ràn kí ẹ̀yàn máa fi bínú wa ọkọ̀. Kí ẹ̀yàn máa lọ wà wá kú wá, tàbí kó lọ wá rẹ ẹ pa. Bẹ́ẹ̀ ni. Àti pé kò dá gan kí ẹ̀yàn máa bínú. Ìbínú ò dà kò ní nǹkan kan tó ń dà fún ẹ̀yàn. Bí ẹ̀yàn wan bínú wá ọkọ yẹn èmi ò fẹ́ràn ẹ kódà mo bẹ̀rù ọkọ bí mo máa bẹ̀rù ọkọ o. Ǹkan tó máa pè mí àtọkọ̀ pọ̀, tó jẹ́ kí a máa fi máa gbá ǹkan, tàbí a máa fi máa gbáyàn, tàbí ẹ̀yàn gan máa fi gbá mi, mi ò fẹ́ rárá. Àti wípé tèmi bán bínú wa ọkọ ẹni tón wa ọkọ lẹ́gbẹ̀ mi ṣé mo ma bó òun na tún bínú ni tẹ́ pé èmi fẹ́ gbá ọ̀tún, òun á fẹ́ lọ yí sọ́tun. A lè kọlù ara wa. Ẹ jọ. Ṣé èmi ni máa dára mi lẹ́bi pé ìbínú tí mo bí dúfà tọ̀rọ̀ ẹ̀yàn fi ṣẹlẹ̀? Èmi ò fẹ́ràn kẹ́yàn ma fi ìbínú wa ọkọ. Mi ò kí ń fi ibínú wa ọkọ̀. Mi ò fẹ́ràn rárá. Torí pé kí ni? Ọ̀nà tí à ń gbé ọkọ̀ náà gbà, ọ̀nà gan ò dá. Tí a bá fi bínú wa ọkọ̀, tí gbogbo ẹ̀ se ṣe jàgídíjàgan tó ń gbá ara wọn, ọkọ̀ gan á bàjẹ́. Tí ọkọ̀ bá wá bàjẹ́, ẹ jọ, ṣé ìbínú yẹn ṣé ó lọlẹ̀? Kò lọlẹ̀. Inú á tún máa bí ẹ̀yàn si. Torí pé kí ni? Ibi tí ẹ̀yàn gan lọ, ẹ̀yàn ti dé bẹ́ẹ̀, ọkọ̀ sì ti takú. Ẹ̀yàn ma máa bínú. I tún máa ń bínú lórí pé mò ń wa ọkọ̀. Ara máa gbóná, orí á máa fọ́ mi. Kódà mo lè máa rántí pé ibi tó yẹ kí ń gbá, ko lo yẹ kí ń gbá. Mi kí fi ibínú wa ọkọ̀. Mi fẹ́ràn ẹ rárarara.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? B'ẹ̀dá sẹ́ jí ní òwúrọ̀, ìyẹn ó ṣí lọ́wọ́ ẹ̀dà o. Àfọwọ́ Olódùmarè. Àmọ́ mo mọ̀ mo ní ago tó jẹ́ pé mo ti gbé sí àkókò tí mo fẹ́ kó dún sí. Tí bá fẹ́ jí láàárọ̀ bẹ́ẹ̀, ago yẹn ló máa jí mi. Torí pé kí ni? Mo ti, mo ti fi sí ago tí mo fẹ́ jí. Tó bá jẹ́ pé ago mẹ́rin mo fẹ́ jí, màá ti fi sórí ago yẹn. Tó bá di ago mẹ́rin, á jí mi. Tó bá jẹ́ pé ago márùn-ún mo fẹ́ jí, màá ti wà lára ago yẹn. Ago márùn-ún ni mo fẹ́ jí. Bí mo ṣe máa ń ṣe níyẹn. Ìyẹn tí mo bá ń lọ ibi iṣẹ́ ní òwúrọ̀, màá ti jí ní ago márùn-ún. Ago yẹn á ti jí, á ti jí mi ní ago márùn-ún, màá ti lọ wẹ̀. Tí ó bá di bí ago mẹ́jọ, màá ti gbọná iṣẹ́ mi lọ. Àmọ́ tó bá jẹ́ pé mi ò lọ ibi iṣẹ́, mo lè má fi ago yẹn, mo lè má fi sí àsìkò tó máa jí mi. Bẹ́ẹ̀ ni, èmi mo kò máa jí fúnra mí. Ìgbà mí dẹ rẹ̀ ó lè jẹ pé ìtọ̀ pé fẹ́ lọ tọ̀, òun ló máa jí mi. Tàbí tí mo bá ń ṣe nǹkan oṣù, mo lè fẹ́ lọ wẹ̀. Màá tètè jí láàrọ̀, òun ni. Àmọ́ pé nǹkan kàn ló ń jí mi yẹn, Ọlọ́run lóhùn jí ẹ̀dà o. Nǹkan tí a máa fi sùn tá ni jí, Ọlọ́run ò ni jẹ́ ká rí. Ní ìgbà mí, ó lè jẹ́ pé ìyá mi ló máa wá jí mi, tàbí bàbá mi, tàbí àwọn àbúrò mi. Tàbí ọ̀rẹ́ tó bá pè mí lórí ago pé kí n dìde lójú òrùn.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ dáadáa ju wákàtí lọ. Àgàgà tó bá jẹ́ pé iṣẹ́ tí mo ti ṣe, mo rí pé mii tí ì ṣe tán, àsìkò tí màá dé lọlé o ti fẹ́ tó, mo máa ṣiṣẹ́ ju wákàtí lọ díẹ̀. Ìgbà mí dẹ̀ re ó lè jẹ́ pé ó ku wákàtí kan láti lọlé, ní iṣẹ́ tuntun miì máa dé. Mo máa ṣiṣẹ́ ju wákàtí lọ. Ìgbà mí dẹ̀ re, boyà mí ní nkankan tí mo fẹ́ lọ ṣe nlé, mo lè jókòó kí n ṣiṣẹ́ mi. Ìgbà tó bá wùnmí ni màá lọlé. Ìgbà mí dẹ̀ re, mo lè pẹ́ dé ibi iṣẹ́, ìyen túnmọ̀ sí pé kí ni, iṣẹ́ tó yẹ kí n tiṣẹ́ látàárọ̀ tó jẹ́ pé mo wá bẹ̀rẹ̀ lọ́sàn, kò sí bí mo ṣe fẹ́ ṣe é, màá ṣiṣẹ́ kọjá àsìkò tó yẹ ká lọlé. Ìyẹn bẹ́ẹ̀ yẹn. Ìgbà mí, ó lè jẹ́ pé mo tẹ̀lé èèyàn jáde láti ibi iṣẹ́, tí n bá máa dé, àwọn èèyàn á ti lọ ibi iṣẹ́, ìgbà yen lemi à ṣẹṣe bẹ̀rẹ̀ iṣẹ́ temi. Nígbà mí dẹ̀ re, ó máa ń dàbí àsìkò, àsìkò báyìí lẹ́ni báyìí màá fi ṣiṣẹ́, àsìkò báyìí lẹ́ni báyìí màá fi ṣiṣẹ́. Ó lè jẹ́ pé àsìkò tó kàn emi, ó fe lọ bí ọwọ́ ọ̀sán, tí iṣẹ́ mi bá wá pọ̀ tó jẹ́ pé mo gbọdọ̀ ṣe lọ́jọ́ yẹn náà, màá ṣiṣẹ́ kọjá wákàtí tó fún wa. Ìgbà mí dẹ̀ re, ó lè jẹ́ pé èmi ni mo mọ̀mọ́ fi sí àsìkò yẹn pé àsìkò tí mo fẹ́ ṣiṣẹ́ leléyi, ìgbà tí ò si ẹ́ni tó máa bi mí. Oríṣiríṣi ǹkan bẹ́ẹ̀ ló máa ń fà tó máa jẹ́ kí n ṣiṣẹ́ ju wákàtí tó fún wa ní ibi iṣẹ́ lọ.

Ní ìgbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Kò sí ìgbà tí mi ò kí ń ṣe ìmọ́tótó ilé mi o. Ti n bá rí pé ó ti dọ̀tí fẹ́rẹ́fẹ́ kíá ni máa mú ìgbálẹ̀ tí mo máa gbálẹ̀. Ti bá rí pé gbogbo ẹ̀ ó ti dúdú ó ti dọ̀tí, N tí mo bálè nu n bẹ̀, mo máa nu. Ìgbà mí dére, àsìkò tí mo maa n sábà rayé ni mo máa fẹ́ ṣiṣẹ́ nù ilé. Pé kí n nu nù ilé, kí n fọ aṣọ, kí n gbálẹ̀, gbọgbo nnkan bẹ́yẹ̀n bẹ́yẹ̀n. Ìgbà mí dére ó lè jẹ́ pé mi ò lọ ibi iṣẹ́, kò dẹ́ ṣí iṣe kankan tí mo fẹ́ ṣe n ílé. Màá mú ìgbálẹ̀, màá gbálẹ̀, màá gbá òkè, màá gbá sálẹ̀, màá gbá gbó iyàrá. Mo máa fọ ìbalùwẹ̀ tó wà nú ilé náà. Màá kó àwọn aṣọ, màá lọ fọ̀ wọ́n. Màá fọ́ àwọn abọ́ kí n lè to àwọn aṣọ tí mo ti fọ̀ silẹ̀ tẹ́lẹ̀, mo lè tò sínú ibi tí mo máa ń ká aṣọ sí. Mò de lè to abọ́ náà kí n tò sí ibi tí mo máa ń kó abọ́ sí. Kò sí ìgbà tí mi ò kí ń ṣe ìmọ́tótó ilé mi tó bá sá ti jẹ́ pé mi ò ní iṣẹ́ àwọn nǹkan tó máa dí mi lọ́wọ́. Láàwon iye ìgbà gan, ó lè jẹ́ pé tí bá dé láti ibi iṣẹ́, tí bá rí pé inú ilé yìí dọ̀tí, mi ò sì lè jókòó bẹ́ẹ̀. Mo lè mú ìgbálẹ̀ tàbí kí n mú aṣọ, kí sá nu ǹnkan kan kí gbogbo ẹ̀ bá lè jọjú. Tórí èmi ò mo kóríra ìdọ̀tí, mi ò fẹ́ràn kí idọ̀tí máa pọ̀ nú ilé. Tó bá dí pé ibìkan ti ń dúdú jù kan lọ tàbí ibíkan ti ń dọ̀tí jù ibìkan lọ, mi ò fẹ́ rárá. Kíá ni màá ti mú ìgbálẹ̀, màá ti mú aṣọ tàbí ǹnkan kan tó sá máa fi mọ́.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? À, yàrá mi ni o. Yàrá mi máa rẹwà o. Yàrá mi tóbi, bẹ́ẹ̀ ni ó funfun, iná itá tán sí dáadáa. Bẹ́ẹ̀ ni mo sọ fún yin. Yàrá mi da. Àwọn nǹkan tí mo fẹ́ràn nínú yàrá mi ni pé ilẹ̀ẹ́lẹ̀ rẹ̀ máa ń mo, kò kín dọ̀tí. Orí ìbùsùn mi gan. Bí mo bá ṣe bá ní mo ṣe máa, bí mo bá ṣe fuulẹ̀ ni mo máa ṣe bá, kò i dọ̀tí. Yàrá mi wá jẹ́ yàrá kan tó jẹ́ pé tí bá tọ́nà yàrá, á jẹ́ kí ẹ̀wà yẹn buyọ̀. Ọ̀dà tó fi kun yàrá náà ó tún jẹ́ kí yàrá mi kó tún lẹ́wà síi. Ṣé aṣọ tí mo fi tẹ-- tí mo fi bo òun ni mo fẹ́ sọ ni pé kó, pé kó rẹwà ni? Àbí ọ̀dà tó fi kun yàrá mi? Yàrá mi ni mo fẹ́ràn jù nínú ilé mi.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àsìkò tó bá wù mí, mo máa ń jẹ oúnjẹ alẹ́ ọ, bẹ́ẹ̀ ni. Láti ago méje títí di ago mẹ́wàá, àárín àsìkò yẹn ni màá ti jẹ oúnjẹ alẹ́. Nígbà mi, ó lè jẹ́ pé tí a bá pẹ́ dáná, tó jẹ́ pé àsìkò tó ń jẹ ṣẹ́ṣẹ́ máa máa délé, a tì máa wo ago mẹ́jọ. Ka ní láti ago mẹ́jọ yẹn títí di ago mẹ́sàn-án, màá ti jẹun tán. Tóbá jẹ́ pé a wá tètè dáná, gbogbo ẹ pín sí ago méje. Ka ní ago mẹ́jọ, títí a, ago méje títí a ago mẹ́jọ, òhun ni màá jẹ oúnjẹ alẹ́. Ìgbà mí dẹ̀rí, oúnjẹ lè tètè jiná, kó jẹ́ pé èmi ni màá jẹun lágo mẹ́sàn, ò ń lo ago mẹ́wàá. Ìgbà mí dẹ̀ rí, oúnjẹ lè máa wà rárá rárá, kò jẹ́ pé a ti lè jẹun alẹ́ yẹn gan-an, a tún dínira, omi nìkan ni mo máa ń mú. Àmọ́ àsìkò tàbí àkókò tó bá wù mí, mo máa jẹun. Mo lè jẹun lẹ́ẹ̀méjì gan-an lálẹ́, mo lè jẹun lẹ́ẹ̀mẹ́ta lálẹ́, mo lè jẹun lẹ́ẹ̀mẹ́rin lálẹ́, bẹ́ẹ̀ ni. Bo bá ṣe òun mi ni. Àmọ́ bí mo ṣe máa ń ṣètò oúnjẹ mi lẹ́lẹ̀, tí n bá ti jẹ oúnjẹ tán, mo máa jẹ́ kí àsìkò yẹn lọ díẹ̀. Bóyá bí ọwọ́ ago mẹ́sàn-án ó lọ sí ago mẹ́sàn-án àbọ̀, màá wá jẹ èso, màá jẹ àwọn èso, òhun ni. Àsìkò tó bá wù mí, mo máa jẹun, bẹ́ẹ̀ ni. Oúnjẹ mi ò wà kí n pọ̀, oúnjẹ mi díẹ̀ ni. Ìgbà mí, tó bá jẹ́ pé òkèlè ni mo jẹ, màá ti jẹ yẹn bí a bí ọwọ́ ago mẹ́, mẹ́jọ sí ago mẹ́jọ àbọ̀, bẹ́ẹ̀ ni. Kó ba lè máa ká mi láyà tàbí kó lè pani nínú mi, òhun ni.

Ṣé o ti ṣìná rí? Ah, dáadáa. Láàmoye ìgbà. Kódà ìtàn mẹ́ta ni mo máa sọ bí mo ṣe ṣìná. Kọ́ lọmọ jẹ ká ṣìná ni. Alákọ̀kọ́ mo fẹ́ lọ ra ǹkan ni. Wọ́n dẹ̀ ti sọ fún mi pé ibi báyìí ni mo máa lọ. Nígbà tí mo dé ibi kan, gbogbo ẹ̀ṣẹ̀ dàrú mọ́ mi lójú ni yẹn. Mo bá bèrè, "Ẹ jọ sá. Ọ̀nà báyìí, ọ̀nà báyìí lọ ní kí n lọ. Ẹni yẹni kìí ṣi sún mọ́ iwájú díẹ̀ pé iwájú ni ibi tí mò ń lọ wà." Mo bá ń lọ, mo bá ń lọ, mi n bá rí ibi tí mò ń lọ. Mo tún bèrè, ẹni náà ni kí n tún sún mọ́ iwájú. Mo ní, "Àh! Ṣé mi ti ṣìná báyìí?" Mo bá ń lọ, mo tún ń lọ. Mo bá ni àh, ẹ duro ná. Ń ti e bèrè o. Kí n tó lọ kọjá ibi tí ó yẹ kí n kọjá? Mo wá bèrè lọ́wọ́ ìyá kan tó ń ta àgbàdo lẹ́gbẹ̀ẹ́ títì. Mo ní, "Màmá ẹ ká san má. Ẹ jo má. Ibi báyìí ni mò ń lọ." Nì ya yen ṣẹ̀ṣẹ̀ wà á ni, "Ah, pé ibi tí mò ń lọ mo ti fi í lẹ̀ sẹ́yìn. Kódà ìrìn tí màá rìn padà sẹ́yìn, a tó wá ká ti kan." Mo ṣì ka wọ sórí ni yẹn. Ìyẹn alákọ̀kọ́. Ẹ̀lẹ́ẹ̀kejì Mò ń lọ sí ìnáwó ni ọ́. Wọ́n dẹ̀ ti fún wa ní àtẹ̀jíṣẹ́ pé ọjọ́ báyìí, ibi báyìí ni wọ́n ti máa ṣe ìgbéyàwó náà. Mo bá ní, "Àh! Ó dáa. Kò sí wàhálà." Ni ọ̀rẹ́ mi bá gbé ọkọ̀ rẹ̀, òun ló fi gbé èmi àti ọ̀rẹ́ mi kan, ló jẹ́ pé àwa mẹ́ta nínú ọkọ̀, labá ń lọ. Labá ń bèrè lọ́wọ́ àwọn èèyàn pé, "Ibi báyìí là ń lọ, ibi báyìí là ń lọ." Wọ́n ni, "Àh ọ̀nà wa ṣi jin pé ká tẹ̀ síwájú." Labá ń lọ. Gbá ta máa dé ibi tí ẹni àkọ́kọ́ júwe fún wa, a bèrè ẹni kéjì ni a máa yí sí ẹ̀gbẹ́ ọ̀tún, a máa máa tọ lọ sàlẹ̀, labá ń lọ. Bá ta máa dé ìsàlẹ̀ ọwọ́ ọ̀tún tí ẹni kejì júwe fún wa, là bèrè lọ́wọ́ ẹni kẹta. Ẹni kẹta bá ní, "ah, ibi tí à ń lọ, a ì tí dé bẹ̀ rárárárárá. Ó ṣi jin. A tó bí wá ká ti kan a ta bọ̀ ká tó dé ibi tà ń lọ." Mo ní, "Àh! Ṣé wọn ti ní ìparí ìnáwó ká tó dé bẹ̀ báyìí?" Labá tún tẹ̀ sí iwájú, labá ń lọ. Ṣé ẹ lè mọ̀ pé ibi tí ó yẹ ká gbà lálákọ̀kọ́ ta ti bèrè lọ́wọ́ ẹni tá kọ́kọ́ bá tó ní ká máa lọ síwájú, a ṣe ìbẹ̀ gangan ní ibi tí wọ́n ti ń ṣe ìnáwó. Ó kọ jẹ́ pé ó wọnú díẹ̀. Bá ṣe ṣìná ni yẹ́n o. Ẹn tó ń ṣe ìnáwó ṣẹ̀ṣẹ̀ rán yàn láti ibi tí wọ́n ti ń ṣe ìnáwó pé kó wá pàdé wa ní ibi tí a wà ni. Ìgbà tí ẹni náà máa dẹ́dọ̀ wá ńkọ́, ó lò tó wá ká ti kànkọ́ tó dọ́dọ̀ wá. Nìyẹn ni pé ibi tí a wà ó jìnnà gan sí ibi tó yẹ ká ti yà fún ìnáwó tó fẹ́ ṣe. Ẹlẹ́ẹ̀kẹta, A ń lọ òkú ni ọ́. A wọ inú mọ́tò ni a bá ń lọ. Labá bèrè pé, "Ibi báyìí lọ ẹ ń lọ, ibi báyìí là ń lọ, ibi báyìí là ń lọ." ò ní mọ́tò ní, kò sí wàhálà pé òun mọ̀ bẹ́. Mọ́tò tó dẹ̀ máa ń jẹ́ ròlẹ́ ni ọ́. Mọ́tò akérò ni. Labá ń lọ, labá ń lọ. Awa ò dẹ̀ mọ̀nà. A dẹ̀ ti ro ọjọ́ lọ́ọ́, èmi àti ọ̀rẹ́ mi. A ṣè é, ibi tó yẹ ká ti bọ́lẹ̀, a ti kọjá bẹ̀. Kódà ó ti tó wá ká ti méjì. Ẹ jọ́ là rorororororo tá fi gba gbé ibi tí à ń lọ. Ó ní mọ́tò kan gbà rú mọ́ wa ni pé, "Ṣé ẹ mọ ibi tí ẹ ń lọ ni? Pé ibi tó yẹ ká ti bọ́lẹ̀ òun ti kọjá bẹ́ẹ̀ tí pé ìgbà tá dẹ̀ mọ̀ bẹ́. Báwo la ṣe fẹ́ mọ̀ pẹ̀lú ejọ́ tá ń ró?"

Ṣé o ní gíláàsì ọrùn? Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọrùn. Mo ní tó márùn-ún, mẹ́ta nú ẹ̀, o dudu, méjì nú ẹ̀, ò funfun Ó wà ní ibi tí mo máa ń wọ máràrùn lọ. Nínú dúdú mẹ́tẹ̀ẹ̀ta yẹn, ẹyọ kan inú ẹ̀, òde ni mo máa ń wọ̀ lọ fún. Irú òde tí mo máa ń wọ̀ yẹn lọ fún, bóyá fẹ́ ṣe ọjọ́ bíi, tàbí fẹ́ ṣe ìgbéyàwó, tàbí fẹ́ ṣe ìkómọ, òun ni mo máa ń wọ̀ lọ fún, tàbí òkú. Ẹlẹ́ẹ̀kejì nínú dúdú yẹn, ìyẹn mo máa ń wọ̀ lọ kí àwọn ẹbí mi tó wà káàkiri. Ẹlẹ́ẹ̀kẹta, ìyẹn ti dúdú ni mo sì ń sọ yí o. Ẹlẹ́ẹ̀kẹta, tí bá fẹ́ tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi jáde, bí àjọ fẹ́ lọ jẹun, tàbí ọ̀rẹ́ mi ń ṣe ìnáwó, mo fẹ́ lọ báńlẹ̀, ìyẹn ni ti dúdú ẹlẹ́ẹ̀kẹta yẹn. Ṣé wà á rí funfun méjì tó kún? Àwọn òde ńlá ńlá ni mo máa ń wọ̀ lọ. Ẹyọ kan inú ẹ̀, àwọn òde tó jẹ́ pé àwọn èèyàn jàǹkàn-jàǹkàn ló máa wà n bẹ̀. Àwọn bí, bíi Balógun, bíi Ọba, irú àwọn òde tí mo máa ń wọ̀n yẹn lọ fún yẹn. Ṣé wà á rí ẹlẹ́ẹ̀kaàrún? Iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ àwòrán ni. Mo máa ń wọ̀ sójú, káwọn oníbàárà mi kó ba lè rí pé bẹ́ẹ̀ni, ìmọ̀ kan tí mo ṣe. Nítorí pé kí ni gíláàsì ọrùn máa ń tà. Ẹni tó sì ń ta ja gíláàsì, ó gbọdọ̀ máa lò ó nínú ọjà rẹ, káwọn èèyàn bá lè mọ̀ pé ọjà rẹ ó rẹwà, káwọn èèyàn bá lè rà á. Nítorí pé kí ni ìwọ tó bá ń ta ja, ìwọ náà gbọdọ̀ máa lò ó sára. Àwọn gíláàsì mi márùn-ún bí mo ṣe máa ń lò níyẹn.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ ni mo máa ń wọ fìlà. Ìgbà mí, mo máa ń wọ̀ lọ sí ìgbéyàwó, pápàjùlọ tó bá jẹ́ pé aṣọ ta n fún wa pé ká rán wa sí ìgbéyàwó ọ̀un náà, fìlà nìkan ló lè bá mu. Bẹ́ẹ̀ ni mo máa wọ fìlà. Ìgbà mí, ó lè jẹ́ pé temí náà bá fẹ́ lọ ra nǹkan, mo lè wọ fìlà láti bo orí mi torí o torí ọ̀run. Ìgbà mí dè rẹ́, ó lè jẹ́ pé mo fẹ́ jáde, pé mí náà fẹ́ jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, a fẹ́ lọ jẹun n tà tabí a fẹ́ lọ ṣe faaji nítà, mo lè dé fìlà sórí aṣọ mi. Kò wa n ṣe fìlà òfíò, fìlà àwọn ìlú tirú ìlú èbo yẹn òun ni mò ń sọ, tí n bá ti gbe le, èmi náà ti sọ ọmọge nìyẹn. Kódà mo tún ní iṣẹ́ fìlà, ibi tó wù mí de. Iṣẹ́ tí mo máa ń ṣe ni pé kò ṣe mi ni mò ń rán fún ara mi o. Mo láwọn kan tó jẹ́ pé àwọn ni màá kówó fún, wọ́n máa lọ ra àwọn èròjà tó máa fi ṣe fìlà òun náà. Tó bá wá ti ṣe, orúkọ orúkọ iṣẹ́ mi, orúkọ ilé iṣẹ́ mi ló máa wà lórí fìlà yẹn. Wọ́n máa wá tà, èmi ni màá máa gba owó ẹ̀. Àmọ́ ò moti sanwò fáwọn tó ṣe iṣẹ́ fìlà òun náà, mòti sí sanwo fún wan. Èmi kanjẹ́ pé èmi ni mo ní iṣẹ́ tó ṣe, tí bá tẹ́tí gba fìlà, màá lọ ta fìlà mi. Èmi náà dẹ̀ ń lo fìlà òun náà. Bẹ́ẹ̀ ni mò ń lò. Kódà gan-an àwọn fìlà tí àwọn èèyàn ń lò ń sìn, iṣẹ́ mi ló ń ṣètò àwọn fìlà yẹn. Fìlà wà tó jẹ́ pé òfì là fi ṣe, fìlà wà tó jẹ́ pé igi, oníbọ́ ṣe ń ṣe tó jẹ́ pé ara igi ló ti máa ṣe fìlà òun náà. Oríṣiríṣi nǹkan la fi n ṣe fìlà lọ́dọ́ ti wà.

Ṣé o ní ọkọ̀? Àbí ṣé o ní ọkọ? Mi mẹ́ tó jẹ́nbẹ̀ àmọ́ máa dá ọ méjèèjì. Mo ní ọkọ̀, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan. Ọkọ̀ yìí, ó dúdú, kò tóbi púpọ̀, olórúkọ ńlá dẹ̀ni, ó rẹwà, ó dá n wíwà, kò ń fún mi wàhálà, kò kí ń yọ mí lẹ́nu. Kódà tí mo bá ra epò ṣì, a gbé mi fọ́ṣẹ kan. Ìgbà mi dẹ rẹ̀ tí n bá rà ẹ póṣí, ó lè gbé mi fún ọ̀sẹ̀ méjì. Ọkọ̀ tó dára ni, kò fún mi wàhálà, kò takúrí. Mí gbé lọ síbi tó ti máa tún ṣe rí àti ìgbà tí mo ti rà, mo dẹ̀ ti ń lò ó níìsín, ó ti pé bí ọdún méjì sí mẹ́ta tí mo ti ń lo ọkọ̀ náà. Tí ó bá jẹ́ pé ọkọ lẹ̀ ń bèrè, èmi ò ní ọkọ, àmọ́ mo ní ẹ́ni tí mo ń rí, ẹ́ni tí èmi àti ẹ̀ jọ̀ máa ń sọ̀rọ̀. Ọ̀rọ̀ wa ò tíì kó ì kunná, kò ìkun dé ibi tí a máa sọ pé ọkọ ni àbí kó ń ṣe ọkọ. Ọ̀rẹ́ náà la ṣi máa ń pè ra wa. Èmi àti ẹ́ máa ń bá ara wa sọ̀rọ̀, ọ̀rọ̀ wa máa ń yé ara wa. Ó jẹ́ ẹni ọkọ tó tutù, kò ń bínú, ó máa ń gbọ́n ohun tí èèyàn bá sọ, ó máa ń farabalẹ̀ gbọ́ àláye kó tó dájọ́. Ó jẹ́ ẹeyan kan tó jẹ pé ó máa ń tẹ̀lé jẹ́jẹ́ ni. Ó ní iṣẹ́ tó ń ṣe lọ́wọ́, kò kí ń dá èèyàn láàmú, kò ní mí lára. Tí èmi bá ti ń bínú, òun máa ń tutù. Kódà èmi lágután, òun lágután, èmi lè wúre. Ì bẹ ni.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Kò sí àkókò tí mi ò fẹ́ràn. Àkókò orun, àkókò òjò, kò sí e tí mi ò fẹ́ràn. Méjèèjì ló ní nǹkan tó ń ṣe. Ṣé rí tó orun yẹn? Hm. Mo máa fẹ́ràn àkókò orun, pàápàá ju lọ tí bá ṣẹ̀ṣẹ̀ fọ aṣọ tán tí mo sa síta, ohun yẹn ló máa jẹ́ ká aṣọ mi gbẹ. Kò ní jẹ́ kó ń rùn. Màá le rí wọ̀ lọ́jọ́ kejì tàbí kíbi tí mo bá fẹ́ wọ̀ lọ. Iyẹn àkókò orun, àkókò òjò. Hm. Iyẹn túmọ̀ sí pé kíni orun àlàáfíà yá. Mo lè fi àkókò yẹn mo lè fi ṣiṣẹ́, mo lè fi àkókò yẹn mo lè fi sùn, mo lè fi àkókò yẹn mo lè fi jẹun, mo lè fi àkókò yẹn mo lè fi kàwé tàbí kí n wẹ̀. Mo lè fi àkókò yẹn kí n fi pe ọ̀rẹ́ mi tàbí ẹbí mi, ká jọ sọ̀rọ̀ ká jọ sọ yaya. Kò sí àkókò tí mi ò fẹ́ràn. Tún lákòókò kan tí mo tún fẹ́ràn, àsìkò ọyẹ́, òjò rọ, orun ò fi bẹ́ náà hàn bẹ́, àmọ́ gbogbo ẹ tutù. Ó kò yẹ pé nǹkan tí mi ò fẹ́ràn nípa àkókò ọyẹ́ ni pé ìyá ọkọ̀ funfun gbòó. Mi i fwẹ́ràn iyẹn ló títí bẹ́. Àmọ́, ṣẹ ẹ rí? Àsìkò òjò yẹn gangan gangan ni àsìkò tí mo fẹ́ràn jù. Ilẹ̀ á tutù, ara èèyàn náà á tutù, ìyá a rorí, a rorí fi ṣe nǹkan, a sunrun ayọ̀ ara èèyàn a balẹ̀. Iwọ̀ to ti ṣẹ́ látàárọ̀ tó ṣíṣẹ́ dé alẹ́. Tójo bá rọ̀ lálẹ́, tó bá rọ̀ lálẹ́ mọ́júmọ́, orun àlàáfíà ló máa san. Ara á jí pépé tó bá máa jí láàárọ̀ ọjọ́ kejì kódi po ò gbọ̀nọ́ bí iṣẹ́ lọ. Àkókò òjò òun mo fẹ́ràn jù.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi ìpara sára. Pápá jù lọ, ìpara tó bá jẹ́ pé mo ti béèrè lọ dókítà mi tó ti ṣàlàyé fún mi pé tí bá lo ìpara yìí kò ní fún mi ní wàhálà, kò ní fún mi ní ìfo, kò ní ba ara mi jẹ́, òun ni mo máa ń lò. Mí ń kàn kí ń dídi ra ìpara ò, rárá ò, mo máa ń bèèrè. Pápá jù lọ, ìpara jẹ́ ǹkan tó jẹ́ pé òun lè mí mọ̀ tí mo máa fi ṣe oge. Aláwọ̀n ìpara mi to jẹ jẹ́ pé màá fi pa ara, òun ń ran gan, ó máa fún yàn lọ́kàn balẹ̀ ni. Inú èèyàn a máa dùn. Kò sí ẹni tí ó bá kọjá láàrín èèyàn tí ò ní sọ pé "àá" tàbí tí ò ní bèèrè "ẹ jọ máa, ìpara wo lè ń lò?" Irú àwọn ìpara bẹ́ẹ̀ ni mo fẹ́ràn. Tàbí ìpara tó jẹ́ pé tí bá lò lára, ara máa dán látarọ tí tí di alẹ́ ni. Ìpara mi ìdẹ̀rí tí ẹ bá lò báyìí, ara yán lè pa dídín, a dàbí pé ẹ bu iyẹ̀pẹ̀, ẹ bu sára. Bí ìpara mi ṣe rí ni ẹ. Ìpara mi ìdẹ̀rí tí ẹ bá rà á, oòrùn ẹ lè bo gbogbo inú ilé kó tún máa wá dà, bẹ́ẹ̀ ni. Ó ní ìpara kan tí mò ń lò tí mo ṣẹ̀ṣẹ̀ rà, ìpara yẹn tí mo bá lò sára, mo ṣàkíyèsí pé apá kan máa ń funfun ju apá kejì lọ. Nígbà tí mo rí pé kò bá mi lé ara mu, mi ò lò mọ́. Mo wá padà lọ bá dókítà mi, mo ṣàlàyé fún pé ìpara yìí ò bá mi lára mu. Ó wá kọ mí fún pé kí lọ ra yẹn kí n tún lò sára. Dókítà mi, tí bá ni lọ rà á, mo bá rà á, ìpara yìí àti ìgbà tí mo ti ń lò, gbogbo ara mi ló ń dán. Ibìkan ò dúdú ju ibìkan lọ, ibìkan ò pupa ju ibìkan lọ, ibìkan ò funfun ju ibìkan lọ, kò fún mi ní ìfo, kódà ara mi ń mọ́, ń dán si.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni mò máa ń ṣe ìtọ́jú àwọn ọjà, pàápàá jùlọ àwọn ọjà mi. Tí mi ò bá tọ́jú àwọn ọjà mi, àwọn oníbàárà mi ò ní bá mi rà. Kódà gan mi ni ní oníbàárà torí pé awo mí bíi ẹni tí ó mọ nǹkan tí ó ń ṣe. Ìtọ́jú ọjà ni pé òun ni ìtọ́jú oníbàárà. Tí mo bá ṣe gbé ọjà mi síta na se máa bá mi rà. T'ọjà mi ò bá ṣe wò lóju, tí ibìkan ti bẹ́ àbí bíkan ti yọ, àwọn oníbàárà mi ò ní bá mi rà. Kódà iye tí ó yẹ kón rà wọ́n áa tún máa bá mi dí ni. Wọ́n máa sọ fún mi pé "Ẹn, o ṣá ti já, ẹ lè fún mi ní iye tí ó yẹ, tẹ́ẹ̀ń ta yẹn mi ò lè rà ní iye yẹn. Iye mi ni mo máa rà." Ẹ̀jọ èrè wo gangan wá ni mo fẹ pa lórí ọjà náà. Mo máa ń tọ́jú ọjà mi ò ní dáadáa, mi ò fi ìgbà kankan fọ ọjà mi sílẹ̀. Páápàá jùlọ ibi tí mo tún kó ọjà mi sí, mo máa ń tọ́jú bẹ́ dáadáa. Torí ọjà mi ò lè máa jẹ́ ọjà yẹn gangan nìkan ṣe. Ó lè jẹ́ ibi tí mo kó sí ló bà ọjà mi jẹ́. Tí n bá ti gbé ọjà mi dé bẹ́ẹ̀ yẹn, ibi tí ó yẹ kí n kó sí, màá nù gbogbo ẹ̀, màá gbá gbogbo ẹ̀. Àwọn ó láwọn ọjà kan tó jẹ́ pé mi ò lè kó wọnú, ooru máa bà jẹ. Ó láwọn ọjà kan tó jẹ́ pé mi lè kó síta, ẹkú máa bà jẹ tàbí kí a tẹ́ ẹkún bà jẹ́. Ó ti ní bí mo ṣe ń tò àwọn ọjà mi. Ó láwọn ọjà tó jẹ́ pé mi lè kó sí gbangba níta, inú ilé gangan ló yẹ kó wà torí pé kí ni? Tó bá ń pẹ́nta, ó máa bà jẹ tàbí kó máa bò lára.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sẹ̀ ọ̀sẹ̀? Lọ́sẹ̀, mo lè ní ìpàdé lẹ́ẹ̀mẹrin. Ẹ̀mẹrin gangan ni a máa ń ní ìpàdé lọ́sẹ̀. Àmọ́ tó bá jẹ́ pé nǹkan tí a fẹ́ sọ, a ti sọ tẹ́lẹ̀ ní ìpàdé àkọ́kọ́ àbí kejì, ìpàdé kẹta a nílò rẹ̀ mọ̀, a lè lọ fún ìpàdé kẹta. Ìgbà mí dẹ̀ ree, ó lè jẹ́ pé nǹkan tí a sọ tí ò padà ṣẹ bó ṣe yẹ kó ṣẹ, wọn ni a máa ń fi ní ìpàdé tó máa ń to ẹ̀mẹrin lọ́sẹ̀. Ìgbà mí gangan ó máa ń tẹ ẹ̀ márùn-ún ní ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni. Tí ọ̀rọ̀ kan bá wáyé bóyá gbọ́ mi sí ọ̀tọ̀, ìyẹn lè fa ìpàdé kojú mẹ́rin lọ. Ìgbà mí ó lè jẹ́ pé a fẹ́ ṣe ìnáwó, owó tí a dá kò tó, a máa tún pe ìpàdé mìí, wọ́n máa fẹ́ gbé ẹ̀ márùn-ún lọ́sẹ̀. Ó ṣe pé ìpàdé mẹ́rin yen o tó ṣe gbogbo nǹkan tí a fẹ́ ṣe o. Àmọ́ nígbà tí a ti ṣèrù já nǹkan tí a fẹ́ rà àbí tí a fẹ́ ṣe, tó wá di pé a wá lọ sọ́jà àbí a ti yanjú ọ̀rọ̀ náà, ó wá di pé ọ̀rọ̀ náà kò rí bó ṣe ẹ kó rí, ìpàdé márùn-ún, ìpàdé ẹlẹ́ẹ̀kaarún máa wáyé. Ibẹ̀ ni a máa ti sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àti bá ṣe máa tẹ̀ síwájú. Ìgbà mí dẹ̀ re a lè má ní ìpàdé kankan rárá lọ́sẹ̀ bẹ́ẹ̀ ni tí ó bá sì ọ̀ǹkan fún wa láti sọ sílẹ̀. Ìgbà mí dẹ̀ ni ó lè jẹ́ ẹ̀ kan lọ́sẹ̀ la máa ṣe ìpàdé tí a máa fi kí ra wa, tí a lè máa fi yanjú gbogbo nǹkan tó wà n le o tán.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Hhm. Èmi ò ní tábìlì iṣẹ́ o. Ojojúmọ́ ni mo màá ń lọ síbi iṣẹ́. Ìgbà mí tóga mi bá gbé iṣẹ́ fún mi tó jẹ́ pé ìta ilé iṣẹ́ ni màá ti lọ ṣe. Wọ́n lè fún mi ní ọjọ kejì pé kí n fi sinmi nílé. Ìgbà mí dẹ̀rẹ̀ ó lè jẹ́ pé àwọn ọ̀gá wa ò sí nílé. Mo lè tọrọ ààyè pé mo fẹ́ sinmi nílé lọ́jọ́ kan lọ́sẹ̀. Ìgbà mí dẹ̀rẹ̀ ti bá fún ara mi ní ọjọ́ kan ìsinmi tí iṣẹ́ bá délé, màá gba ibi iṣẹ́ lọ. Èmi kọ́ ni mo dá ilé iṣẹ́ lẹ̀. Mi lè máa fúnra mi ní tábìlì iṣẹ́ bẹ́ẹ̀. Pàápa jùlọ ilé iṣẹ́ wa ò fàyè gba tábìlì iṣẹ́ lọ títí bẹ́ẹ̀ nítorí pé kí ni ìgbà kú ìgbà ni iṣẹ́ lè wọlé wá tí a máa ṣiṣẹ́. Tí a bá máa fúnra wa ní tábìlì iṣẹ́, ẹni tó bá jẹ́ pé ẹni níbí ẹni ló máa wá sí ibi iṣẹ́ ọ̀la kò ní wá sí ibi iṣẹ́. Ọ̀la tí ó bá wá sí ibi iṣẹ́ yẹn, iṣẹ́ wa pọ̀. Ó pọ̀ ju àwa táa wá n ibi iṣẹ́ lọ. Kò ní láǹfààní láti sinmi lé, ó gbọdọ̀ padà wá sí ibi iṣẹ́ wá ṣiṣẹ́. Àbí ṣe ẹni tó ti jẹ́ pé ó ti, ó ti wà lórí, ó lọ sórí ìrìnàjò kò sì ní ìlú ibi iṣẹ́ gan-an a ti pẹ́ padà ó lè níra díẹ̀. Nítorí ẹ ni a ń sábà ní tábìlì iṣẹ́ pé iṣẹ́ báyìí àbí ọjọ́ báyìí la máa ṣiṣẹ́. Ọjọ́ báyìí a ní ṣiṣẹ́. Gbogbo ọjọ́ la fi ń ṣiṣẹ́. Pé àyè ọ̀dọ wa, àyè wa gbà pé ọjọ kan iṣẹ́ o jo kan ò ṣiṣẹ, kò si àyè be ní ibiṣẹ́ wa. Gbogbo ọjọ́ la fi ń ṣiṣẹ́.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ ni, mo máa ń ka ìwé dáadáa. Kódà mo nífẹ̀ẹ́ ìwé kíkà. Mo tún ní tábìlì ìwé kíkà. Ọjọ́ ajé, ọjọ́ Ọjọ́bọ̀ àti ọjọ́ àbámẹ́ta ni mo máa fi ń ka ìwé mi. Mo lè ka láti ago kan ọ̀sán títí di ago mẹ́ta ọ̀sán. Ìgbà mí dẹ̀ rèé, mo lè kà wé láti àárọ̀ lágo mẹ́wàá, mo lè ka títí dé bóyybí i ago kan ọ̀sán. Ìgbà tí mo bá tó ráyè lọ́jọ́ náà ni. Ó wá lójú àwọn ìwé tí mo máa ń kà. Mo máa ń ka àwọn ìwé ìfẹ́, àwọn ìwé tó máa ń jẹ́ kí èèyàn rí pé, háà ìfẹ́ jẹ́ nǹkan tó dáa. Ìgbà mí dẹ̀rí, mo lè ka láti àárọ̀ lágo mẹ́wàá, mo lè ka títí dé bóyà bíi ago kan ọ̀sán. Àwọn iṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ni àwọn ìwé bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ ni mo máa ń ka. Ìgbà míì dẹ̀ rèé, ẹlòmíì lè gbé ìwé wá fún mi, kó fi lọ̀ mí kó ní ṣé mà á kà? Tí m bá ríi pé ìwé t'ójẹ́ pé iwájú ẹ̀ gan ó fàyàn mọ́ra, molè gbà á l'ọ́wọ́ ẹ̀ kí n kà á Àmọ́ kòń ṣe gbogbo ìgbà ni mo máa ń kà wé yẹn tán o Ìgbà míì ó lè mo lè lo ọjọ́ méjì kí n fi ka ìwé yẹn tán Bẹ́ẹ̀ ni. O tún l'áwọn ìwé kan tí mo tún máa ń kà Àwọn ìwé ilé-olórogún. Irú àwọn ìwé báyẹn, ó máa ń ṣí ọpọlọpọ èèyàn ó máa n jẹ́ kí ènìyàn rí ìrírí, kí ilé ayé yé èèyàn Àwọn ìwé t'ójẹ́ pé ó máa ń mọ́gbọ́n wá, ó máa ń tọ́ èèyàn s'ọ́nà ni mò máa ń kà.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Kìí ní ìgbà tí mo bá ráyè tí mo bá wà nílé, mo lè fọ aṣọ mi. Àmọ́ ọjọ́ tí mo máa ń sábà fọ aṣọ, òun ni ọjọ́ àbámẹ́ta. Bẹ́ẹ̀ ni, mo máa ń rí ààyè dáadáa nígbà yẹn, torí pé kì ní, mi ò lọ ibi iṣẹ́. Ìgbà mii ta aṣọ mi bá ti pọ̀ jù tí mo rí pé ó ti ń lọ òpin ìparí ọ̀sẹ̀, tí bá ti dé láti ibi iṣẹ́, màá fọ díẹ̀ nu ẹ. Màá ṣàmójúmọ́, màá ka láàárọ̀ ọ̀la, àárọ̀ ọjọ́ kejì. Ìgbà mii de rẹ̀ ó lè jẹ́ emi ní mi, èmi kọ́ ni màá fọ aṣọ yẹn. Bẹ́ẹ̀ ni, mo lè kó fún àwọn tó ń gba aṣọ fọ. Bẹ́ẹ̀ ni, torí pé kíni tí mo bá ráyè tàbí to jẹ pé mo ń ṣiṣẹ́ kọjá wákàtí, mi ò ní lè fọ aṣọ náà. Àmọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà èmi mo máa ń fọ aṣọ mi torí pé kíni tẹ bá kó fún àwọn alágbàfọ̀, èyí tó yẹ kó funfun, ó máa pọ́n díẹ̀. A wà dàbí pé wọ́n ti tún aṣọ yẹn wọ̀, ó tún dọ̀tí sí. Tàbí aṣọ tó yẹ kó bá mi lọ̀, wọ́n ò ní lọ̀ dáadáa, gbogbo à wá run. Tàbí aṣọ tó jẹ pé mo fún wọn lọ́díndí ni o, kó dà padà mi ò ní rí mọ́. Tàbí aṣọ tó jẹ́ pé tí bá fún wọn láṣọ náà, tó bá máa dà padà, a ti ya. Gbogbo wàhálà bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn, òun lo kì í fẹ́ jẹ́ kí n máa gbé aṣọ fún àwọn alágbàfọ̀. Àmọ́ tí iṣẹ́ mi bá ti ń kọjá wákàtí, òun lọ mọ aṣọ mi máa fi ń dọ́ wọ. Àmọ́ lọ́jọ́ àbámẹ́ta ni mo máa ń fọ aṣọ mi. Ìgbà mí tó bá rẹ́ mi lọ́jọ́ àbámẹ́ta yẹn, ọjọ́ àìkú, màá ka aṣọ yẹn, mo máa fọ. Bẹ́ẹ̀ tí bá dẹ́ ti fọ bẹ́ẹ̀ yẹn, mo máa lọ mu.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Hmm. Ǹkan tó bá wù mí, mo máa ń jẹ á lọ́sàn. Ìgbà mí mo lè jẹ ìrẹsì, ìgbà mí mo lè jẹ òkèlè, àwọn òkèlè tí mo máa ń jẹ, òòmúniyán, fùfú, ẹ̀bà. Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn àmàlà, bí ó máa ń rìn mí láya. Àmọ́ tí bá rí àmàlà pẹ̀lú gbegiri àti ewédú pẹ̀lú ọbẹ̀ ẹran àti oríṣìíríṣìí lórí ẹ̀, òun ma fi mo lè jẹ ẹ́. Oúnjẹ ọ̀sán ngbà mí, mo lè mu gààrí ìyẹn tí ebí o bá pa mí pé mo kò fẹ́ fi nǹkan sí i ikùn. Ìgbà mí dèré, mo lè jẹ spaghetti táwọn eléebù máa ń pè é, kí ni tọrọ tọ yẹn, mo lè jẹ yẹn náà lọ́sàn. Ìgbà mí mo lè jẹ èso lọ́sàn. Bẹ́ẹ̀ ni, kí n jẹ ápù tàbí kí n mu ọsàn. Bẹ́ẹ̀ ni, ìgbà mí mo lè jẹ́, kí ni mo tún máa ń jẹ náà o? Ó lóúnjẹ kan báyìí tí mo máa ń jẹ. Ìgbà mí mo lè mu ògì, bẹ́ẹ̀ ni, mo lè mu ògì fún oúnjẹ ọ̀sán ìyẹn tí ebí o bá pa mí ó, pé mo kàn fẹ́ fi nǹkan sínu. Ìgbà mí dèré àwọn ọ̀rẹ́ mi lè gbé mi jáde pé kí n lọ jẹun, mo lè jẹ ìrẹsì yẹn ju lọ rice. Bẹ́ẹ̀ ni, ìgbà mí tí bàá sóúnjẹ́ ńlẹ̀, mo máa ń mú omí mo máa sùn tàbí kí n wá ṣẹ́ṣẹ. Oúnjẹ ọ̀sán o n yára, kó ń yá mi lára jẹ bẹ́ẹ̀ torí pé kí ni, oúnjẹ ta tí jẹ lánàá, òun la tó máa jẹ léni, la tún máa jẹ njọ́ kẹta, ọjọ́ kẹrin. Oúnjẹ yẹn n sún yàn. Ìgbà mí dè rèé mo lè bẹ́ṣu sórí iná kí n jẹ ẹ́.

Ṣé o ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Hmm, to bá wáyé mo lè ṣe bẹ́ẹ̀. Ǹkan tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ ni pé, irú iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ tó jẹ́ pé kò dúró sójú kan ni. Wọ́n lè gbé e káàkiri. Wọ́n le ní ko lọ sí ìlú Ìbàdàn, ko lọ mójútó iṣẹ́ tó wà níbẹ̀, tàbí ko lọ sí ìlú Ọ̀yọ́ ko lọ mójútó iṣẹ́ tó wà níbẹ̀. Àwọn ìlú ta ní iṣẹ́ sílẹ̀ léyìí, Èkó, Ìbàdàn, Ọ̀yọ́, Ògùn, Ìlọrin, àwọn ibi ta ní iṣẹ́ síi ni, ibi márùn-ún yẹn. Tí iṣẹ́ mi bá wá gbé mi lọ sí Ìlọrin, mo máa lọ ni o. Tàbí tí iṣẹ́ mi bá gbé mi lọ sí Ìbàdàn, mo máa lọ sí Ìbàdàn, bẹ́ẹ̀ ni. Iṣẹ́ mi ò dúró sójú kan, káàkiri ni. Àmọ́, tó bá jẹ pé emi náà fẹ́ dáṣẹ́lẹ̀, iṣẹ́ tèmi sílẹ̀, mo lè fi Èkó sílẹ̀, kí n lọ dáṣẹ́ mi lẹ̀ síí bóyá Ọ̀ṣun, mo lè lọ ṣiṣẹ́ mi lọ-ọṣun, bẹ́ẹ̀ ni. Àwọn ibi iṣẹ́ mi wà kí ń wọn, wọ́n sábà ju èèyàn káàkiri bẹ́ẹ̀ o. Tó bá rí pé ibi iṣẹ́ ẹ tó-ogùn yẹn, ó nílò èèyàn tó máa mójútó dáadáa, òun ló máa fi mú yàn lọ́dọ̀ tiwa, ti won máa ní ko lọ síbẹ̀. Kò dẹ ṣe pé won kan máa mú yàn, won máa mu ẹ́ni ti won mọ̀ pé ó mọ iṣẹ́ ẹ ṣe, òun ló máa fi síbẹ̀. Ìgbà mí dẹ̀ re, àwọn ilé iṣẹ́ mi, ǹkan tí wọ́n máa fi ń sun ènìyàn mí sí ìlú mi ni pé, bóyá bó ṣe ń ṣiṣẹ́ ni ibi bàyi wọ́n o fẹ́ràn ẹ, àmọ́ wọ́n ò fẹ́ le nidì iṣẹ́. Wọ́n le ní ko máa lọ sí ìlú mi tí ibi iṣẹ́ yẹn wà kó lọ má mójútó bẹ́ẹ̀ fún awọn.

À, omi tí o máa ń mu lójoojúmọ́ pọ̀ tó, hm, ó pọ̀ tó ike ìbomi mẹ́rin oo. Bẹ́ẹ̀ ni, mo máa ń mu ike ìbomi mẹ́rin láàárọ̀, mo máa mú lọ́sàn-án, mo máa mú lálẹ́. Ìdí ni pé omi da fún ara, omi máa ń, máa ń ṣe iṣẹ́ àràlára. Tí èèyàn bá ń mu omi, tí èèyàn bá máa tọ̀ ọ́, èèyàn á tọ́ gbogbo dọ̀tí ara èèyàn á tọ̀ dànù. Bẹ́ẹ̀ ni, omi máa ń fún èèyàn ní agbára. Bẹ́ẹ̀ ni, okun àtàgbàra. Bẹ́ẹ̀ ni, tí èèyàn bá jẹun, bí èèyàn ṣe jẹun tán báyìí, kí èèyàn mú omi sí i, kí ó jẹ́ ẹ bà lè dé ibi tó yẹ kó dé. Ìgbà mi tí mi ò bá mu omi, ó máa dúró sáayà mi báyìí, a wá dàbí pé mo gbé ẹrù sáayà. Àmọ́ tí bá mu bẹ́ẹ̀, ara mi á balẹ̀. Torí bá fọ́ mi ní ìgbà mi tí bá ti mu omi, màá lọ wá orùn sùn, tí n bá máa jí báyìí, ori yen ò ní fọ́ mi mọ́. Orí yen kò ní fọ́ mi mọ́. Omi da lára. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò kí ń mu omi bẹ́ẹ̀ o. Boya kí ń mu ike méjì àbí kí ń mu ike kan àbí mẹ́ta lójúmọ́ kan. Ìgbà tí ara mi ò yá, tó jẹ́ pé mi ò ní okun àtàgbàra kankan, tí bá máa to báyìí, ìtọ̀ mi máa pọ́n ni. Mo wá lọ sí ilé ìwòsàn, dókítà bá ni, "Madam, ẹ máa mu omi dáadáa. Ẹ jẹ́ kó mi máa pọnù gbogbo nǹkan tí ẹ bá ń fi sẹ́nu. Torí ó ní nǹkan tó ń ṣe nínú ara yìí. Tí ẹ bá ń mu omi, gbogbo kíndìnrín-ín, gbogbo ẹ̀dọ̀ ara yín, gbogbo nǹkan tó wà nínú ara yín á máa ṣiṣẹ́ dáadáa." Àti ìgbà yẹn báyìí, tí bá, tí bá máa ń mu omi, omi, ike ìbomi mẹ́rin mo máa ń mu láàárọ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kọ́kọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ike ìbomi méjì láàárọ̀. Mo máa ń mu méjì lọ́sàn-án, mo máa ń mu méjì lálẹ́. Ìgbà tí ó yá, mo fi kún un, màá mú mẹ́rin láàárọ̀, màá mú mẹ́rin lọ́sàn-án, màá mú mẹ́rin lálẹ́. Àti ìgbà yẹn báyìí, kò sí nǹkankan tó ń ṣe mi nínú lágọ ara. Tí n bá máa to, ìtọ̀ mi kò pọ́n rárára, ó máa mọ́ ni.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni o, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ dáadáa, pàápàá jùlọ ti ibi iṣẹ́ mi. Tí ọ̀gá mi bá gbé fáìlì fún mi, ó lè ní kí n tọ́jú ẹ fún òun, ẹnikẹ́ni ò dẹ̀ gbọdọ̀ rí i, èmi ni mà mọ bí máa ṣe tọ́jú ẹ. Élèkéji, ìgbà mìíràn àwọn òṣìṣẹ́ àwọn ilé iṣẹ́ mi, wọ́n lè fẹ́ mọ bí òṣìṣẹ́ ṣe mú iṣẹ́ lọ pokùkùdù. Wan wa gbé fáìlì fún, wa ń ní kó tọ́jú ẹ, wọ́n fẹ́ mọ̀ bóyá tí wọ́n bá ma bèrè fáìlì yẹn, wọ́n á lè rí gbà padà lọ́wọ́ ẹ. Gbogbo nǹkan beyẹn ló fi mọ ẹni tó mọ iṣẹ́ níbi iṣẹ́. Ibi tí èmi wà níbi iṣẹ́ tèmi, ibi tí wọ́n máa ń kó àwọn fáìlì sí odi. Àwọn fáìlì yẹn mo mọ bí mo ṣe ń tọ́jú ẹ, tẹ́gbé tó bá bèrè, mo máa tọ́ka sí pé ibi báyìí ni kí wón ti lọ mú fáìlì yẹn. Àwọn fáìlì yẹn dèré wọ́n tún ní baṣe-- olúkálúkú ló ní orúkọ. Tó bá jẹ́ pé orúkọ èèyàn àti a ló ti bẹ̀rẹ̀, gbogbo àwọn fáìlì tó ní a, tó bẹ̀rẹ̀ láti a, inú àpò a la máa kó sí. Bẹ́ẹ̀ yẹn ó rọrùn fún ẹnikẹ́ni láti lọ mú fáìlì tó ń wá. Ìgbà mìíràn dèré tí bà fẹ́ kí ẹnikẹ́ni mọ fáìlì náà tàbí kó ti ẹ rí i, ń gbé sórí cloud, bẹ́ẹ̀ni ìyẹn kò sí ẹni tó lè dé bẹ́ ẹ, ìyẹn ni fáìlì yẹn. Tí bà tún wa fẹ́ kí ẹnikẹ́ni rí i, òní ibi kan tí èmi máa kó sí ní ilé tí màá fi tọ́jú ẹ. Ìgbà ti ọ̀gá mi bá tó níloo ẹ ni màá tó gbé jáde. Kò dẹ̀ ṣe pé màá tó fi rán èèyàn. Ọwọ́ mi náà ni màá fi gbé fáìlì tí màá fi fún ọ̀gá.

Ṣé o ti lé ẹni kan kúrò ní iṣẹ́ rí? Rárá o, mi ò tí ì lé ẹni kankan kúrò ní iṣẹ́ rí o. Àmọ́ mo ti fún ẹ lò mí ní ìwé gbélépamọ́ fún ọjọ́ méjì sí mẹ́ta. Igba mí, mo lè ní kí wọ́n bá mi fún ní ìwé, kó dúró lé fún bí ọjọ́ mẹ́rin, pátápátá ẹ ọjọ́ márùn-ún, kò kì í tó oṣù kan torí pé kí ni. Èmi ò ní ìgbàgbọ́ nínú pé ká máa lé òṣìṣẹ́. Kò sí ẹni tó kọjá àṣìṣe, kò dẹ̀ sí ẹni tó dá tán. Ni ìgbà mi ta àwọn òṣìṣẹ́ mi bá ṣẹ́ mi, mo lè ní kí wọn kúrò níbi iṣẹ́ lọ́jọ́ náà, kó padà wá lọ́jọ́ kẹ́ẹ̀jì. Ìgbà mí tí wọn ò bá ṣiṣẹ́ wọn dáadáa, mo lè sọ pé kó gbé wọn lọ sí ibòmíí tí ibi iṣẹ́ wa wà. Ìgbà mí dẹ́rì ẹ, mo lè ní odà, kan gba iṣẹ́ tó bá ń ṣe lọ́wọ́lọ́wọ́, kan gbàá lọ́wọ́ ẹ̀. Ire iṣẹ́ yẹn kò lè jẹ́ ti t'ọdọ tí ẹ mọ̀, ẹlòmíì ló máa máa jẹ, ló máa gbà á. Ó ti ṣiṣẹ́ tán lórí ẹ, kò ṣiṣẹ́ tán lórí ẹ, ó ṣe wàhálà lórí ẹ, kò ṣe wàhálà lórí ẹ, ẹlòmíì ló máa gbà á. Ibi iṣẹ́ tí mò ń ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀gá wa, ó máa ń sábà léyàn kúrò níbi iṣẹ́, pàápàá jùlọ ẹni tí ò bá ṣiṣẹ́ dáadáa, kò fẹ́ gbọ́ nǹkan kan, kò gbọ́, kò ń gbá á, òní ọ̀gá wa yẹn. Ìgbà tí n ò wá dá iṣẹ́ tèmi lẹ̀, mo rí pé a ń léyàn kúrò níbi iṣẹ́, iyán ọ̀ní ká tún rí èèyàn tó tún dá ju ẹ̀tà le lọ. Iṣẹ́ a kọ̀ máa pọ̀ sí i ni, àwọn èèyàn tó dẹ̀, òṣìṣẹ́ a máa kéré si, tó rí, mo ṣe máa dàbí ọgbọ́n. Ẹnikẹ́ni tí mo mọ̀ bá mọ̀ pé kò ṣiṣẹ́ ẹ dáadáa, iṣẹ́ tó bá ń ṣe lọ́wọ́lọ́wọ́, mo máa gbà á lọ́wọ́ ẹ. Ó ṣiṣẹ́ yẹn tán, kò ṣe tán, ó ṣe dáadáa, kò ṣe dáadáa, èrè tó yẹ kó jáde lórí iṣẹ́ tó yẹ kó jẹ́ ti ẹ, a máa jẹ́ tẹ́lòmíì. Tàbí kí n sọ pé ó ṣe gbogbo iṣẹ́ yẹn tán, ó dẹ̀ gbọdọ̀ ṣe dáadáa, kò ní gba èrè kankan lórí ẹ. Bẹ́ẹ̀ ni, torí ẹni tí ò bá ṣiṣẹ́ dáadáa, kí ni èrè tó, èrè wo ló, èrè wo lẹ fẹ́ fún? Ẹni tí ò bá ti ṣiṣẹ́ ẹ dáadáa, ó di dandan, kó jíire iṣẹ́ ọwọ́ ti ẹ. Ǹkan tó wà ń bẹ́ẹ̀ ni yẹn.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoójúmọ́? Lójúmọ́ kan, mo lè fọ eyín mi lẹ́ẹ̀mejì, ìgbà mí mo lè fọọ lẹ́ẹ̀kan. Láàkọ́kọ́, ẹ̀ẹ̀kan yẹn ni pé bóyá mi ò jáde, mo wà nílé, oúnjẹ tí mo jẹ ò pọ̀, mo lè fọ enú láàrọ̀, ìyẹn ẹ̀ẹ̀kan lójúmọ́. Ìgbà mìíràn kan tó máa ń fi di ẹ̀ẹ̀mejì, tí bá jẹun láàrọ̀, màá fọ eyín láàrọ̀, màá jẹun, màá lọ sí ibi iṣẹ́, màá sọ̀rọ̀, màá tún jẹun, padà wá ilé, tí bá máa wẹ̀, ó di ti dandan kí n fọ eyín. Ìgbà mí dẹ̀ rí torí pé mo mọ̀ pé mi ò jáde, mo máa wẹ̀ lẹ́ẹ̀kan, mo máa fọ eyín lẹ́ẹ̀kan. Ìgbà mí, mo máa wẹ̀ lẹ́ẹ̀mejì, mo máa fọ eyín lẹ́ẹ̀mejì. Ìgbà mí dẹ̀ rí, ìdí tí mo máa ń fi fọ eyín lẹ́ẹ̀kan bó ti jẹ́ pé mo tun jáde pé ó ti rẹ mí, mo ni màá fi fọ eyín lẹ́ẹ̀kan. Ìgbà mí dẹ̀ rí mo lè fọ eyín lẹ́ẹ̀mẹ́ta tí bá rí pé eyín tí mo fọ láàrọ̀ kò mọ dáadáa. Tó bá dẹ̀ di ọwọ́ ọ̀sán tí bá tún jẹun, mo lè fọ eyín ní ọ̀sán. Tí bá rí pé ó bá di alẹ́ tí bá máa wẹ̀, mo máa fọ eyín. Ìgbà mí dẹ̀ rí tí bá rí pé oúnjẹ tí mo jẹ, òórùn ẹ̀ sì wà lẹ́nu mi, torí pé tí bá sọ̀rọ̀ mi èmi gan gbọ́ orun ẹ, òh, dandan ni kí n lọ fọ eyín mi. Mo lè fọ eyín lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́. Eyín fífọ̀ dáa, ẹyín fífọ̀ dáa. Kó ṣa ti fọ eyín lójúmọ́ òun ló dá. Pé kí eéyan máa ń fọ eyín rára yẹn, òun ni ó dá. Mo máa ń fọ eyín mi ní ojoojúmọ́. Ìgbà mí ó lè jẹ́ pé mo jáde, mo wá pẹ́ dé tàbí mi ò lè padà sílé lọ́jọ́ tí mo jáde yẹn, bóyá mo gba ibo mi lọ. Ṣé ẹ mọ̀ pé mi ò ní kó àwọn nǹkan tí mo fi ń fọ eyín àti nǹkan tí mo fi ń wẹ̀, mi kò dáa ni. Màá ṣẹ̀ṣẹ̀ máa wá ńnkan ra ní ohun ni. Ìyẹn náà lè fà kí máa ráyè fọ eyín. Ìgbà mí dẹ̀ re ó lè jẹ́ pé súkẹ́rẹ́ ọkọ̀, fàkẹ́rẹ́ ọkọ̀ tí mu wá lójú ọ̀nà kí a tó dé ilé, ó ti ń tó aago kan òru. Òh, mo kan máa sanra, mo máa lọ sùn ni tàbí ara mi ò yá. Yálà mo gba abẹ́rẹ́ ni oo àbí mo lo ogún ọ̀run nhi oo, ṣé ẹ ti mọ̀ pé mi ò ní ráyè fọ eyín. Ìyẹn náà tún máa ń fa tí mi ò kì í fi fọ eyín lẹ́ẹ̀mejì àbí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́. Àmọ́ mi ò lè ṣe kí n má fọ eyín mi lójúmọ́. Tí ì bá fọ lẹ́ẹ̀kan lójúmọ́, màá fọ lẹ́ẹ̀mejì tàbí kí n fọ lẹ́ẹ̀mẹ́ta.

Ṣé orí máa ń fọ́ ọ? Bẹ́ẹ̀ ni o, orí máa ń fọ́n mi láimoyegba ìgbà. Ìgbà mi tó bá jẹ́ pé oorun tí mo sun o ti pọ̀ jù, tí bá máa jí báyìí, orí máa fọ́ mi wá ni. Ìgbà mi tó bá ti rẹ mi sára boya láti ibi iṣẹ́, ah orí tó máa fọ́ mi wá. Hn, o máa dà bí mo bá gbá òkúta mọ́ta mi lórí idì. Ìgbà mí de re, bóyá ibi tí mi ti wọ wájú mo forí gbá, orí máa ń fọ́ mi náà pẹ̀lú ìyẹn. Ìgbà mi dè re, àwọn oògùn tí mo máa ń lò ń gbà mí, ó lè jẹ́ pé òun gan-an ló ti ń fa orí fífọ́ fún mi. Ìgbà mí, bóyá ariwo ọjà ó lè fa orí fífọ́ fún mi. Ìgbà mí, bóyá bí mo ṣe doríkodò gbálẹ̀, àbí tí mo doríkodò mú nǹkan nílẹ̀ lẹ́ẹ̀, orí lè fọ́ mi bẹ́ẹ̀ pẹ̀lú ìyẹn náà. Ìgbà mí ó lè jẹ́ ariwo ibi iṣẹ́ tó máa ń fọ́ mi lórí. Nígbà mi ó lè jẹ́ pé èmi àti èèyàn kan ń jà, bá ṣe ń pariwo mọ́ra wa, tí òun ń pariwo èmi náà ń pariwo, òun ń fa orí fífọ́. Ìgbà mí dè re boya eyán jókòó, bí èèyàn ṣe ń sùn, bó ṣe kọrí sí tí èèyàn bá máa jí orí fífọ́ ni. Ìgbà mi dè re, ó lè jẹ́ pé ibi tí èèyàn ti fẹ́ sọ nǹkan bò ṣe sọ́ bá mi lórí ni, ah kí ni ó máa ń fa orí fífọ́ fún mi bí? Ẹ̀yì tó tẹ̀wá burú jù ni kí apá kan orí máa fọ́ mi. A ti lo nǹkan si, èmi ò dẹ̀ fẹ́ràn kí n máa lo ògùn lọ títí bẹ́ẹ̀. Mo máa ń lo ògùn àmọ́ púpọ̀ ju ẹ̀ lẹ̀ mi ọ̀fẹ́. Tórí bá wa ti fọ́ mi bẹ́ẹ̀ yẹn, màá kọ́ko mu omi náà, màá wá lọ sùn. Tí bá máa ji tí mo rí pé orí fífọ́ yẹn ó sì wàn bẹ́ẹ̀, ah màá yá ìṣe wá lo ògùn, màá seṣe wá lo ògùn si. Àmọ́ oríṣiríṣi nǹkan ló máa ń fa orí fífọ́ fún mi.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọ̀dọ̀ ọdún? Ìgbà mí lọ́dún kan mo lè máa ní sinmi níbi iṣẹ́ o fún ọdún. Bẹ́ẹ̀ni torí iṣẹ́ tí à ń ṣe kò fàyè gbá pé ìgbà kan ló ma wà, ìgbà kan lọ ní wà àmọ́ nígbà mí níbi iṣẹ́ lọ́dún kan wọn lè fún mi ní ogún ọdún láti sinmi sílé. Ìgbà mí dè ree ó lè jẹ́ pé nínú láàrin ogún ọdún yẹn wọn á ti pè mí ní ọjọ́ kẹwàá pé kí n padà sí ibi iṣẹ́, pé iṣẹ́ ti pọ̀jùúnlẹ̀ kò dẹ́ si ẹni tó máa ṣe. Iṣẹ́ mi ò fàyè gbà ẹni a wá ọ̀la ò ní wà. Bẹ́ẹ̀ kò dẹ́ dáa torí pé kí ni gbogbo wàhálà tí èèyàn ṣe yìí, abọ́ ló ń fi ara sí. Orí fífọ́ ni o, ara rírọ ni o bó ṣe máa ń ṣe mí ní yẹn. Amọ̀ kí ni èèyàn fẹ́ bá olohun fà, èèyàn á jẹun, èèyàn á lọ wa ówò. Nígbà mí ọ̀gá wa lè fún wa ní ọ̀sẹ̀ kan bóyá nínú oṣù mẹ́ta pé ká fi sinmi lé. Ìgbà mí dè ree wọn lè fún wa ní ọ̀sẹ̀ méjì nínú oṣù mẹ́fà. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ la máa ń ní ààyè níbi iṣẹ́. Ìgbà mí dè ree ààyè lè máa kàn wà rárá láti ṣiṣẹ́.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi dára. Àmọ́ nígbà mìí, tó bá yẹ pé orin tí mo bá ń gbọ́ tó bá ti pọ̀ jù, etí a máa ro mí. Ìgbà mìí ó lè jẹ́ pé èèyàn kan ń pariwo lẹ́gbẹ̀ẹ́ mi, ó máa ń ro mí nínú etí, tó jẹ́ ó máa tún máa fọ́ mi lórí. Ìgbà mìí dẹ re, bóyá ibi tí mo ti ń rin etí àti yọ ìdọ̀tí, etí á bẹ̀rẹ̀ sí ní ro mí. Àìmọye ìgbà tó jẹ́ pé bóyá ti mo bá rìn àbí mò ń ṣe nǹkan, tí èèyàn kan bá fọwọ́ gbá mi ní etí, etí a máa ro mí ni. Mo rántí ìgbà kan tí èmi àti èèyàn kan jà, ọ̀rọ̀ mélòó ni mo ti sọ, bí ẹni náà ṣe gbá etí mi nìyẹn. Tí ti álẹ́ fi ṣú mi ò gbádùn etí yẹn. Tí ti di ọjọ́ kejì yẹn, ọjọ kejì etí mi wú ni tó jẹ́ pé ó ń ro mí, gbogbo etí yẹn ń ro mí títí kan etí kejì, àti ọ̀tún àti òsì ló ń ro mí. Mo wá kan òyìn sì, mo ṣa tọ́jú etí yẹn títí tò fi gbádùn. Gbogbo nǹkan bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn ló fà tí mo máa ń ní etí díndùn nígbà mìí. Ìgbà mìí dẹ re. Ó lè jẹ́ pé bóyá bí mo ṣe sùn, ẹgbẹ́ tí mo sùn, mo ti di etí yẹn mọ́lẹ̀. Tí ti di ọjọ́ kejì yẹn, ọjọ kejì etí mi wú ní tó jẹ́ pé ó ń ro mí, gbogbo etí yẹn ń ro mí títí kan etí kejì, àti ọ̀tún àti òsì ló ń ro mí. Èmi ò fẹ́ràn pé kí etí máa dùn èèyàn o àmọ́ kí n mo fẹ́ ṣe? O nígbà kan ti kòkòrò wọ inú etí mi, etí yẹn bẹ̀rẹ̀ sí ní ro mí, kódà mi mọ̀ pé kòkòrò ló wọ bẹ́ẹ̀. Mo kọ jí láàárọ̀ ọjọ́ kan náà ni, mo bá rí pé ẹ̀gbẹ́ yẹn ó ń fọ́ mi lórí. Mo ní kí ìyá mi bá mi tọná wo pé ṣé eéwo mú mi bẹ́ẹ̀ ni ló fi ń dùn mi tó tó yẹn. Ìyá mi wọ́n ni rára kò sí ohun kan bẹ́ẹ̀. Ó dà, mo ti ni bóyá o máa lọ àbí kó ni lọ, ẹ̀jẹ̀ a máa wọ. Mo ní kí ìyá mi bá mi tọná wo pé ṣé eéwo mú mi ń bẹ́ẹ̀ ni ló fi ń dùn mi tó tó yẹn. Ìgbà tí ìyá mi máa bá mi ṣé, lọ bá a ní ká jọ lọ sí ilé ìwòsàn. Nígbà ti a dé ilé ìwòsàn, dókítà wò etí mi, ó ni ohun ò rí ǹkankan, ó wá béèrè lọwọ mi pé ṣé ó dẹ̀ dá mi lójú pé etí ń dùn mí, mo ní bẹ́ẹ̀ni etí yẹn ń ro mí gan. Ó wá fún mi ní omi etí tí mo máa kán sí. Mo gbà á lọlé, mo kán omi etí sí. Àṣe omi etí tí mo kán sí, mo tún fi tọ́jà etí yẹn ni, bó ṣe bẹ̀rẹ̀ sí ní ro mí sí mi nìyẹn, ó ń ro mí sí ni, ó ń ro mí sí ni. Ìgbà tó máa di ọjọ́ kejì tí mo jí, etí yẹn ti wú wá, ó ti le, mo ní ìru kì leléyi. Mo wá padà sí ọdọ dókítà, iyẹn ilé ìwòsàn ti a kọkọ lọ. Dókítà ṣẹ̀ṣẹ̀ tún wá tọná wo etí. Ó ní áwọn irinṣẹ́ kan tí wọ́n máa ń fi wò inú ara, òun ni wọ́n fi wo nǹkan tí ó ń ṣẹlẹ́ nínú etí mi, bó ṣe rí pé kòkòrò ló wọ inú etí mi nìyẹn, ó ti gùn bí i kan nínú etí, nǹkan tó fà á tí etí yẹn fi ń ro mí nìyẹn. Wọn ṣa kọ àwọn ogun fún mi, wọn dẹ tún fún mi ní omi etí mi pé kín ma kán sí, àti ìgbà yẹn báyìí etí yẹn ò ro mí mọ títí di ìsinyí.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Èmi léèyàn kan, àwọn tí mo kó síbi iṣẹ́, mo ti mọ nǹkan tó lúkúàlúkú lè ṣe. Mo ti mọ̀ pé ẹni àkọ́kọ́, nǹkan tó lè ṣe léèlé kò lè ṣe ju bẹ́ẹ̀ lọ. Mo mọ̀ pé tí bá gbé fẹ́lọ́ mi, mo mọ̀ pé òun máa ṣe, wọ́n á tún ṣe ju bẹ́ẹ̀ lọ. Mo dẹ̀ tí ní mọ̀ pé eléèti mo fẹ́ gbé iṣẹ́ fún, tí bá gbé fún kò ní ṣe dáadáa. Mo tún mọ̀ pé èléyìí tí ń bá gbé iṣẹ́ fún, a ṣe o, àmọ́ kò ní fi taratara ṣe. Wọ́n fẹ́ dàdíẹ̀, kò tún ní fẹ́ dàdíẹ̀. Irú, mo ti mọ̀ nǹkan tí àwọn òṣìṣẹ́ mi lè ṣe àti tí wọn lè ṣe. Ni ìsìn tí bá máa gbé iṣẹ́ fún un, àwọn tí mo mọ̀ pé, olójúṣẹ́ tí mo lè gbé fún, àwọn tí mo mọ̀ pé tó bá máa ṣe iṣẹ́, ó lè dà, ó dẹ́ lè máa dà. Ko ń ṣe pé mo fi rò wọn pín o, àmọ́ mo ti mọ̀ pé wọn ò lè ṣe kọjá nǹkan tọ mọ̀. Àmọ́ àwọn ẹlòmíì tí bá gbé iṣẹ́ fún wọn, wọ́n á ṣe, wọ́n á ṣe kọjá nǹkan tó tún mọ̀. Nítorí èèyàn kọ́ ìmọ̀ mọ́ ìmọ̀ ni. Ẹlòmíì nǹkan tó bá ti kọ́, ló ti kọ́, kò fẹ́ mọ̀ nǹkan kan mọ́. Ẹlòmíì dèrí nǹkan tó bá mọ̀, a tún fẹ́ mọ̀ si. Ni ìsìn tí bá máa gbé iṣẹ́ fún wọn, tí bá mọ̀ pé ẹni àkọ́kọ́ àti ẹni kejì, àwọn méjèèjì yẹn tí bá gbé iṣẹ́ fún wọn, wọ́n lè ṣe, àmọ́ wọn ò lè ṣe kó dà, pé kí ẹ̀yin rí. Màá gbé irú iṣẹ́ yẹn ni màá gbé fún wọn tí mo mọ̀ pé tó bá ṣe, mo ti mọ̀ pé nǹkan tí mo máa gbà lórí ẹ̀, òun nìyẹn. Mi ò lè gbà ju bó ṣe wà yẹn lọ. Mi ò ní gbé iṣẹ́ tó le gan fún wọn kí n mọ̀ pé pẹ̀lú bó ṣe le yẹn, wọ́n tẹ̀ lè máa fọ́ wọn kan rara tó bá tún ti le jù fún wọn. Bẹ́ẹ̀ ni, àwọn ẹlòmíì tí mo mọ̀ pé okay ìyẹn àkọ́kọ́ àti kejì, àwọn méjèèjì yẹn tí bá gbé iṣẹ́ fún wọn, wọ́n á ṣe dáadáa. Irú àwọn yẹn ni mo lè kó pọ̀ tí mo pé wọ́n máa ṣe dáadáa. Ṣé wá rí ẹni tó lè ṣe dáadáa àti ẹni tó ń ṣe iṣẹ́, mo lè so wọ́n pọ̀, kan jọ ṣe iṣẹ́. Ìdí ni pé àwọn méjèèjì máa ṣe, nǹkan nínú wọn ló máa, ló kọ̀ máa fẹ́, a fẹ́ ṣe ju nǹkan lọ. Àmọ́ mo ti mọ̀ pé wọ́n sì máa ṣe iṣẹ́ yẹn. Àmọn ẹni tí mo mọ̀ pé tí bá gbé iṣẹ́ yẹn fún, dáradára ni iṣẹ́ yẹn ló máa bá dé. Mi ní rán ara gbé iṣẹ́ fún rárára. Màá rọra fi ààyè tí ẹ̀, màá ni kó dúró sọ́ọ̀ ní. Ó lójú nǹkan tí mo lè gbé fún àwọn òṣìṣẹ́ mi. Ẹlòmíì ẹ máa gbé iṣẹ́ fún, kó dà, kò ní rántí pé ẹ gbé iṣẹ́ fún. Ibi tó bá jẹ dé ní yẹn. Èmi tí mo gba àwọn òṣìṣẹ́ sí iṣẹ́, mo ti mọ̀ nǹkan tí mo lè fi máa lọ̀ wọ́n. Nǹkan tó bá le ju, mi ò lè fún wọn kan. Nǹkan tó bá le, mo mọ̀ pé tí bá fún wọn, wọ́n á tún ṣe kọjá bí mo ṣe lérò lọ, bí mo ṣe máa ń pín iṣẹ́ mi nìyẹn.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà rẹ? Ehn, mo rántí ọ̀sẹ̀ tó lọ lọ́hùn. Kí ló ṣẹlẹ̀? Mo jí láàárọ̀, mo rí pé inú ń bẹ̀rẹ̀ sí ní run mí. Ìgbà tí ó ṣe pé mi ò jẹun ní alẹ́ ọjọ́ kejì, mo bá mú, mo mú omi kí tó lọ ibi iṣẹ́ láàárọ̀. Ìgbà tí mo wá nnú mọ́tò, mo rí pé mi ò lè jókòó dáadáa. Gbogbo ẹ̀gbẹ́ bẹ̀rẹ̀ sí ní run mí. Mo fẹ́ sùn gan-an, oorun yẹn o lè wá. Mo tó gbé, tó gbé, tó gbé kò wá. Kí ló ṣẹlẹ̀? Mo bá ni ọ̀dà pé kí n lọ sí ilé ìwòsàn tí ó jìnà sí ibi iṣẹ́ mi, kí n lọ bẹ́ẹ̀ kí n lọ ṣàlàyé fún wọn bí ara ṣe ń ṣe mí. Nígbà tí màá dé ọ̀dọ̀ dókítà, dókítà, mo ṣàlàyé fún dókítà pé nǹkan báyìí ló ń ṣe mí ní inú, kí ni mo lè lò ó sí àti wípé kí ló fàá tó fi wí bẹ́ẹ̀. Dókítà bá mi ní pé kí n dùbúlẹ̀ sórí àga tó wà lẹ́yìn mi. Mo bá dùbúlẹ̀ síbẹ̀. Dókítà yẹn fọwọ́ tẹ gbogbo ikùn mi pé ibo ni ibi tí mo sọ pé ó ń dùn mí. Mo tọ́kà sí gbogbo ẹ̀. Nígbà tí dókítà ń tẹ mi ní gbogbo ikùn, ikùn o má dùn mí ó, kò ro mí, kò ta mí àmọ́ inú yẹn n run mí nínú. Mo sì ṣàlàyé fún dókítà níyẹn. Dókítà bá mi ní ọ̀dà pé kò sí wàhálà. Awọ́n a kọ àwọn òògùn kan fún mi pé kí n lo àwọn òògùn yẹn. Pé tí bá ti lò ó, tí bá rí pé inú yẹn ṣì n, ó sì ń run mí pé kí n padà wá. Ó lá àwọn nǹkan kan tó máa ń ṣe, tó máa fi ń wo inú ara. Ó lá àwọn nǹkan tó máa ń lò tó máa fi ń wo inú ara, wọ́n máa mọ ibi tí nǹkan ti ń ṣe mí. Mo lọ dà, mo lọ gba òògùn lọ́dọ̀ àwọn tó ń ta òògùn. Wọ́n fún mi lóògùn. Mo bẹ̀rẹ̀ sí ní lò ó lọ́jọ́ yẹn. Mo ti, mo sáré jẹun láàárọ̀, mo ti lò òògùn yẹn. Ọ̀sán náà èyí tó yẹ kí n lò lọ́sàn án mo ti lò, èyí tó yẹ kí n lò lálẹ́ mo ti lò. Ìgbà tó máa di ọjọ́ kejì, mo tún lò òògùn yẹn láàárọ̀. Mo wá rí pé ebi ìfẹ́ máa gbé mi tí bá ṣe ń jẹun. A dàbí e péí inú mi ti kún. Tí mo bá sùn, tí bá máa jí, gbogbo ara mí á máa gbọ̀n. Mo ní pé irù kí léléyìí. Nìyí kọ́kọ́ fẹ́ padà sódò dókítà àmọ́ mo rò pé, ah, bóyá kí n wòó ná, bóyá ó lè jẹ́ òògùn yẹn ló ń fàá gbogbo inú tó ń run mí yẹn pé kíì ṣì ní sùúrù díẹ̀. Ìgbà tó máa di ọjọ́ kẹrin, ara mi ò gbọ́n mọ́. Òògùn yẹn ò fẹ́ lọ mọ́. Mo bá ni ọ̀dà pé kí n sáré lọ ra aṣọ tí mo fẹ́ rà lọjà. Tí bá padà dé, màá lọ sí ilé ìwòsàn tí mo fẹ́ lọ. Nígbà tí mo fẹ́ lọ ra aṣọ, mi mọ̀ pé mo máa pẹ́ tó yẹn. Mo lò tó wákàtí mẹ́rin ní ọjà kó tó di pé mo dé. Ìkan tó fàá sí mi fi ráyè rí dókítà lọ́jọ́ yẹn nìyẹn. Ìgbà tó máa di ọjọ́ kẹrin, mo lọ sí ibi iṣẹ́. Inú yẹn ṣì run mí ná. Kódà ó ti fẹ́ máa fọ́ mi lórí tí mo ṣe gbá ilé ìwòsàn lọ níyẹn. Mo bá lọ rí dókítà. Wọ́n tó ní kí n jókòó pé dókítà ò tí ì dé. Mo jókòó wákàtí mẹ́ta sí mẹ́rin kí dókítà tó dé. Ìgbà tó máa dé, mo bá ṣàlàyé fún dókítà. Mo bèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. Mo ní ẹ jọ, àwọn òògùn tí ẹ kọ fún mi yìí, ṣé òun ló ń fàá tí ebi fi ń gbé mi ni àbí báwo? Wọ́n wá ṣàlàyé fún mi pé, à, pé bóyá òògùn yẹn ò bá mi lára mu nìyẹn, pé bẹ́ẹ̀ ni òun ló lè máa fàá tí ebi fi ń gbé mi. Mo ní ọ̀dà, kí ni mo lè ṣe sí i? Dókítà ní kí màá tì í lò òògùn yẹn, pé kí n fi í lẹ̀ kín wá wó bí ara mi ṣẹ́ rí. Ọjọ́ ẹ ní mo rí dókítà kẹ́yìn.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni. Tóbájẹ́ pé nǹkan tí mo mọ̀ nipa ẹ ni o, N tí mi ò mọ̀ nipa ẹ, màá wa eeyàn tó mọ bó ṣe ń ṣe kó bawa tun ṣe. Irú nìsìn tí aṣọ bá ya, mo lè tun rán. Tí bàtà bá, tó bá ti ṣí nídìí, mo lè tunlẹ̀. Tí nǹkan bá dàrú, mo lè tuntò. Pé kí n kó olúkalùkù síbi tó yẹ kó wà, mo lè ṣe yẹn. Ìgbà mí dẹ̀ re ti bá rí pé nǹkan tí mò ń wọ, ọ̀dà tó fi kún kò da, mò lè tún kùn. Ẹlomí tó bá ya àwọ̀ran, bóya bó ṣe yà á, ó dẹgbẹ àbí kò ya dáadáa, mo lè tún yà á. Àmọ́ pé tí tẹlifísàn bá bàjẹ́, n o le tún ṣẹ o. Èmi ò lè kọwọ́ bọ ná. Pé ilẹ̀kùn bàjẹ́, mi ò lè tún ṣẹ. Àmọ́ pé kí aṣọ ya, kí bàtà yọ, mo lè tún gbogbo yẹn ṣe. Ìgbà mí tí fóònù bá bàjẹ́, ìyẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀, fóònù tó bá bàjẹ́, mi ò lè tún ṣẹ. Bẹ́ẹ̀ni, ó lójú nǹkan tí mo lè tún ṣe. Kò ṣe gbogbo ńkan ni mò maa n kọwọ́ bọ̀, kò ṣe gbogbo ńkan ni mò máa ń ṣe.

Báwo ni o ṣe máa ń gba ìyìn? À, ìbéèrè ńlá ni yẹn o. Tí bá ṣiṣẹ́ mi dáadáa, káwọn ọ̀gá mi tí wọ́n bá fẹ́ pọ́n mi lé, tàbí kò dúpe lọ́wọ́ mi, gbogbo wọ́n lè pera wọn jọ, wọ́n á wá pè mí sàárín, wọ́n á máa sọ̀rọ̀ gidi fún mi, wọ́n á máa dúpẹ́ lọ́wọ́ mi. Ìgbà míì, wọ́n máa ń fún mi ní owó. Ìgbà míì, wọ́n lè fún mi ní ipò mi tó tún dà jú èyí tí mo wà lọ tẹ́lẹ̀. Ìgbà míì sì ni, wọ́n lè gbé iṣẹ́ bí méjì sí mẹ́ta sí fún mi tí mo mọ̀ pé mo máa rí èrè n bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà, ọ̀nà lọ́ máa fi ń gba, lọ máa ń fi fún mi ní iyìn níbi iṣẹ́ mi. Ìyẹn ibi iṣẹ́ ni yẹn o. Ìgbà míì láàárín èmi àti ọ̀rẹ́, ọ̀rẹ́ mi lè fún mi ní, fún mi ní owó kó ní, "ọ̀rẹ́ mi, ìyìn ni mo yìn ẹ́, iṣẹ́ gidi lo ṣe, o dúró tì mí, o fi ìgbà kankan fi mí sílẹ̀." Ó lè ṣàdúrà fún mi tàbí kó fún mi lówó. Ọ̀nà tó ń fi yìn mi ni ìyẹn. Ìgbà míì tàwọn ẹbí mi bá fẹ́ yín mi, wọ́n lè pè mí kó ṣe àdúrà fún mi, pàápàá jù lọ àwọn òbí mi. Wọ́n lè pè mí lórí ago tí mi ò bà sí ń lé tàbí kó bá mi sọ̀rọ̀ lójúkorojú, kó ṣe àdúrà fún mi, kó gbà mí ni mọ̀ràn, kó dúpẹ́ lọ́wọ́ mi. Ọ̀nà táwọn náà ń fi yín mi ni yẹn. Oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn máa ń gba yìn mi. Ìgbà mi gan ẹni tí mi ò mọ rí, oni bóyá ibi tí mo ti ṣore fún yan ó lè yìn mí kó dúpẹ́ lọ́wọ́ mi. Ó lè yan gidi ni mí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà làwọn èèyàn máa fi ń gba yìn èèyàn. Èmi gan tún lè yín ara mi, àbí? Tí mi bá re ni yìn mi, ma sá yín ara mi ó dáa kí a máa ṣe àpọ́nlé ara wa. Tí èèyàn bá ṣe nǹkan tó dà, ó dà ká ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe lọ́tọ̀. Tí èèyàn bá ṣe nǹkan tí ò dà, ó yẹ ká ṣe tọ́ka sí náà pé nǹkan tó ṣe kò dà. Gbogbo nǹkan bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn, òun náà là fi ń jẹ́ èèyàn. A fi ń ko rawàjọ. Àmọ́ èmi ò ń ṣe nǹkan tí ò dà o. Gbogbo nǹkan tó dà lèmi máa ń ṣe. Mi ò ń ṣeyan kan tó mọ́ tán o. Kò dẹ́ ṣe pé mo dà tán. Àmọ́ èèyàn ni mí. Èèyàn ni mí. Mo máa ń mójú kóró lọ lára kan. Mi ò ń kanra mọ́ yàn, mo ò dẹ̀ fẹ́ràn kí ń máa bá yàn jà. Bó yá nǹkan táwọn èèyàn rí lára mi ni yẹn o. Tó fi máa ń yìn mi pé èèyàn dáadáa ni mí.